Nígbà tí lọ́pùúla pẹ́, ìgbà tí yíyà máa ń tọ́jú ìlera, àwọn onímọ̀ ìlera wọn sọ, wọn máa ń sábà sọ wípé àwọn oúnjẹ báyìí ò ní ká jẹ, àwọn oúnjẹ báyìí ní ká má jẹ. Ikiyèsì fún ìfipá iyípadà nínú àwọn oúnjẹ tí yíyà jẹ. Àwọn oúnjẹ mìíràn tí ò fẹ́ràn tí wọn ní kí eyan má jẹ. Àwọn oúnjẹ mi wa ti eyan o si fẹ́ràn ti won ni ki eyan maa je to si je pe eleyi ti won ni ki e maa je le si gbudo tele.

Bẹ́ẹ̀ni mo mọ̀ rin ní àlàáfíà. Mo jẹ́ ẹnìkan tó nífẹ àlàáfíà, mo sì jẹ́ ẹnìkan tí ó maa n ṣẹ́ àlàáfíà tó sì maa n bá eyan gbe pẹ̀lú aláàáfíà. Eleyì ló fà tó fi jẹ́ pé nígbà tí mo bá rin, mo maa n rín nì àlàáfíà, gbogbo ǹkan mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni mo má ń se àwọn ǹkan mi tó sì jẹ́ pé n ò nífẹ̀ sí dàrúdàpọ̀ àbí wàhálà. Ẹni àlàáfíà ni mí.

Ọ̀nà tí mo máa ń gba san àwọn owó tí mo jẹ, ohun ni wípé mo máa ń ṣe. Ní ososu mo máa ń ṣe asaye àwọn owó kan pamọ́ sí ibi kan tó sì jẹ́ pé àwọn owó yìí nígbà tí o bá di toba ya àwọn owó yìí, ni mo fi máa ń san àwọn owó tí mo bá jẹ, tí n o máa yọ nínú àwọn owó tí mo bá rí lósù, ó máa yọ wọ́n ṣọ́tọ̀ láti fi san àwọn owó tí mo jẹ, èleyí ni ọ̀nà tí mo ń gba àwọn owó.

Oúnjẹ ọjọ́ àádọ́dún, oúnjẹ náà o jẹ oúnjẹ kan tí kò sẹ́ni kankan tí ó nífẹẹ tí ó máa fẹ́ láti máa jẹ oúnjẹ yìí, oúnjẹ yìí nítorí pé oúnjẹ yìí ó máa ń dùn púpọ̀ nítorí wón máa ń dáwọ́ pàpọ̀ se ni, wón ma ń dáwọ́ jọ se ni tí ó sì jẹ pé àwọn oríṣiríṣi ọ̀nà tí ó ń kálù kú mo ni wọ́n dàjo ti wón o fi se oúnjẹ yìí àti àwọn oríṣiríṣi èròjà tí wọ́n dàpa pọ̀ tón fi se oúnjẹ yìí tí ó sì máa ń jẹ́ kí oúnjẹ yìí kó ní adùn tó yàtọ̀ sí àwọn oúnjẹ tí ènìyàn jẹ lójoojúmọ́.

Nígbà tí-- láyé àtijọ́, àwọn ọmọ kekeke wọ́n máa ń ṣeré. Ere ton máa ń ṣe o jẹ́ eré tó la aagun lọ ó jẹ́ eré tí wọ́n ó máa sáré káàkiri tàbí eré tí wọ́n ó máa lò ọpọlọ. Àmọ kì í ṣe eré tí ó mú wọ́n dúró sínú yàrá wọn ni eré tí wọ́n má ń ṣe. Àmọ́ lákókò tí a wà yìí, ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ fóònù ó ti dára re sílẹ̀ tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ, orí fóònù àbí ẹ̀rọ ayárabíàṣá ni wọ́n ti máa ń ṣe àwọn eré tí wọ́n baa ń ṣe. Tẹ́lẹ̀ yìí ni ewu fún àlàáfíà wọn.

Fóònù alágbeka tí mò ń lò óhun ní samsung. Samsung ní fòònù alágbeka tí mò ń lò tó ṣì jẹ́ okàngbógì nínú àwọn fòònù tó dárajù tó sì gbàjùmọ̀ jù ní àkókò ta wayi. Fòònù Samsung dára tó sì ní àlopẹ̀ tó ṣi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eyan kakiri àgbáyé lo ń lo irú fòònù yìí. Ohin lo je kì nífẹ̀ re fòònù yìí, tó sì jẹ́ kí n ra irú fòònù tí mò ń lò lọ́wo yìí.

Ọ̀nà tí a ṣe ń wá ohun tó sọnù, ohun ni láti kọ́kọ́ láti rántí gbogbo ibi tí èèyàn lọ, láti wò gbogbo ibi tí èèyàn ti lọ àti ibi tí èèyàn ti kúrò kí èèyàn wò gbogbo ibẹ̀ àti láti kọ́kọ́ ṣe láti ṣe ìrántí àwọn ibi tí èèyàn rò pé àwọn kiní yìí náà náà ò lè bọ́ síi kéèyàn sì lọ yá owó. Ọ̀nà yìí ni ọ̀nà tí à ń gbà lọ wá nǹkan tí ó bá sọnù àti láti bèèrè ìbéèrè lọ́wọ́ àwọn tí èèyàn bá rí ní gbogbo ibi tí èèyàn bá lọ.

Ijó tí a mọ̀ ní agbègbè mi ó pe órísírísí, tó sì je orísírísí ijó. Ijó àwọn kan pe, wọ́n n pe àwọn ijó kán ní sẹ̀nwẹlẹ́, wọ́n pè ijó kan ní sẹ́lí ààlà. Wọ́n sẹ́ àwọn orísírísí ijó ni ó wà ní agbègbè mi ní tí àwọn èèyàn máa ń jọ. Àmọ́ èyí tí ó gbajúmọ̀ jù ní àwọn ijó olórin tàkasúfèé.

Agbègbè tí mo wà ó jẹ́ agbègbè kan tó fi ara tó fẹ̀gbẹ́ ti àwọn agbègbè míì náà. Àdúgbò mi tó ti fẹ̀gbẹ́ tì àwọn abúlé. Abúlé tí agbègbè mi wà fẹ̀gbẹ́ ti ni wọ́n ń pè ní ilé apá. Ilé apá jẹ́ adù abúlé kan tí ó jìnnà sí gbúrù sí ibi tí mo sì ibi tí mo ń gbé tó fẹ̀gbẹ́ ti tí a ti máa ń kó ìjọ wá sí àdúgbò mi. Àwọn àdúgbò mìíràn tí mo fẹ̀gbẹ́ tì òun ni bí i àdúgbò bí Tánkẹ́ àti àti Post Office àti Challenge. Àwọn àdúgbò tí àdúgbò mi fẹ̀gbẹ́ ti nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo maa n mu kọfí níbi iṣẹ́ nítorí mo nífẹ̀ẹ́ sí kọfí. Kọfí jẹ́ ohun mímu kan tí mo nífẹ̀ẹ́ sí nítorí pé ó máa ń jẹ́ kí ara èyàn kó yá dáradára ó sì jẹ́ ohun mímu kan tí àwọn onímọ̀ ilèra tí wọ́n maá ń gbà wá niyanju láti má a mú lóore kóóre nítorí pé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìlérí-- ǹkan àṣaralóore púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin nítorí pé mo mọ orin kọ. Mo sì, mo mọ orin kọ̀. Mo mọ orin kọ dáadáa. Mo sì nífẹẹ láti má a gbọ orin. Mo sì nífẹ́ láti má a kọ orin. Oríṣìíríṣìí irú àwọn orin ni mo máa n kọ gẹ́gẹ́ bí mo mọ àwọn orin giri kọ̀, mo sì mọ orin fújì kọ̀, mo mọ jùjú kọ́, mo mọ apalá kọ, mo mọ àwọn onìranu orin, amo tó jẹ́ orin ìbílẹ̀ ni mo má a n kọ dáradára.

Ìgbà tí mo lọ sí ilé nípa àkókò àjọ̀dún gbẹ̀yin, òhun ni inú oṣù kẹta ọdún yìí. Nígbà tí à ń se àjọ̀dún ọdún iléyá ní ìlú wa, nígbà yìí mo lọ sí ilé gbẹ̀yin tí ó sì jẹ́ ọdún kan àjọ̀dún kan tí ó kún tí ó ní arírin gidi gan nítorí pé gbogbo àwọn èèyàn tí ó wà ní èèyàn wa tó wà ní ìlú òkèèrè, lo wá ilé tí a sì rí àwọn tí a ti rí rárá tipẹ́ tipẹ́.

Mo kẹ́yin lọ sí ilé oúnjẹ ní ọjọ́ kẹta oṣù kẹfà. Nígbà tí mo kẹ́yin lọ sí ilé oúnjẹ, ìdí tí mo se fi lọ sí ilé oúnjẹ ní ọjọ́ tí mò ń sọ yìí, òun ni pé mi o jẹun láti ilé tí ebi si n pa mí nígbà tí mo wà níbí iṣẹ́. Mo ní láti lọ sí ebi tí n pa mí, mo ní láti lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ jẹ. Eleyí jẹ́ ìgbà tí mo lọ sí ilé oúnjẹ kẹ́yin láti jẹun.

Mo máa ń gbà lo ìsinmi mi ni pẹ́, mo máa ń lo àkókò tó pọ̀ pẹ̀lú àwọn ẹbí mi ní ilé tó sì jẹ́ pé ní ẹ̀yìn ìgbà náà mo máa ń fi àkókò tó pọ̀ láti sùn, láti sinmi, láti sùn àti láti lọ sí elere ìdárayá àti láti lo àkókò pẹ̀lú àwọn ẹbí àti àwọn ọ̀rẹ́ àti ojulúmọ̀. Ọ̀nà tí mo máa ń gbà lo ìsinmi mi ni eléyìí.

Orin tí mo fẹ́ràn láti má a gbọ́, ó jẹ́ orin ìbílẹ̀ tó jẹ́ orin tí ó kún fún ọgbọ́n, òye àti, àti, àti àṣà àti iṣẹ́. Iru orin náà ni orin àpála. Mo nífẹ̀ẹ́ láti má a gbọ́ orin àpàlà dáradára nítorí orin àpàlà ó jẹ́ orin kan tí ó kún fún ọgbọ́n, òye tó sì dára fún èyàn láti máa gbọ́ yálá eyàn jọmo kékeré àbí agbàlàgbà.

Ìgbà tí mo kọ ẹkọ ǹkan tí mo ní ibiṣẹ gbẹyin ni, ìgbà tí mo kọ nípa bí a ṣe nlo ẹrọ ayára bí aṣa àti bí a ṣe ń tún ẹrọ ayára bí aṣa ṣe, eléyi jẹ ǹkan tí mo nifẹ tó sì jẹ ǹkan tí mo fẹ tẹ̀síwájú nípa ẹkọ rẹ, ó lè jẹ ǹkan ti bí ó sì jẹ ìgbà tí mo sì kọ ní ọjọ ọsẹ tí o lọ.

Ojú ẹni ti mọ́ dáadáa, o gbudọ̀ jẹ ojú ẹnití o máa ń rína kedere, tó sì jẹ ẹni tí ojú rẹ ò kín wò bàlàbàlà osì gbudọ̀ jẹ́ ẹnìkan tí ó jẹ́ pé to tó bá kan ǹkan, kò gbudọ̀ kò gbọdọ̀ ṣe àṣìṣe àti tí ó bá sí ń rìn kò gbọdọ̀ jẹ́ ẹni tí ó máa ń kọ ẹ̀sẹ̀ àbí tí kò wọ́n àbí tó máa ń jásíkòtò ní gbogbo ìgbà.

Wọn gbára ohun tí wọn mọ̀, òun ni pé wọn ti kọkọ wá sewádìí láti bèrè ní èrò yìí, iye owó tí wọ́n ń ta àwọn nǹkan yìí káàkiri ọjà títí títí tí wọn bá sì ti mọ ilé yìí tí yóò jẹ́ kí wọn mọ̀ tobajẹ pé nǹkan yìí wọ́n àbí kò wọ́n àbí ó jẹ́ àbí ìyẹ́kánná ni wọ́n ń ta káàkiri eleyi ni ọ̀nà tí mo ń gba láti ra ǹkan tó wọ́n.

Aṣọ adìrẹ́ jẹ́ aṣọ kan ní ilẹ̀ Yorùbá tí wọ́n máa ń kùn, tó sì jẹ́ pé aṣọ yìí wọ́n kùn ní oríṣiríṣi àwọ̀, tí ó jẹ́ aṣọ kan tí wọ́n máa ń wọ̀ láti fi ṣe oríṣiríṣi ayẹyẹ, yáàlá ìnáwó àbí àjọ̀dún àbí àwọn kámẹ́rà. Asọ yìí sì jẹ́ aṣọ kan tí ó gbajúmọ̀ ní ilẹ̀ Yorùbá tó sì jẹ́ pé òun ni asọ tí wọ́n máa ń wọ̀ jù.

Ilẹ̀kẹ̀ jẹ́ ohun kan ohun eso tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin máa ń wọ̀ àti àwọn ọkùnrin. Ilẹ̀kẹ̀ pọ̀riṣìrìṣì, ilẹ̀kẹ̀ kan wá àwọn kan wa tó máa ń wọ̀ sí ọwọ́ àti ẹsẹ àti ọ̀run. Àwọn ilẹ̀kẹ̀ kan wá tó je pé àwọn obìnrin ló máa ń wọ̀ tó máa ń wọ̀ sí ìdí. Ilẹ̀kẹ̀ yìí jẹ́ ilẹ̀kẹ̀ oríṣi gẹ́gẹ́ bí lágidìgbà, gẹ́gẹ́ bí ṣẹ́gi àti àwọn oniran ilẹ̀kẹ̀ yòókù ti o wá.

Mo má se kí n tó sùn ní pé mo maa n rí pé mo se ere ìdárayá ranpẹ kí mo sì rí pé tí wọ́n sì rí pé mo ti pa fóònù mi tó tọrọ ní o le ní wákàtí kan kín tó sùn. Lẹ́yìn igbana un ò sì rí pé mo pa gbogbo iná inú ilé lọ́kàn tó pé mo sùn. Àwọn nǹkan tí mo yìí ni àwọn nǹkan tí mo maa n ṣe kó tó di pé mo sùn.

Ìgbà tí mo kẹ́yiń kọ́ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ ní ọ̀sẹ̀ tí ó lọ, nígbà tí wọ́n gbé iṣẹ́ kan wá fún mi tó si jẹ pe mo jáde. Mo sì kọ ọ̀nà tí wọ́n gbà se iṣẹ́ yìí, nítorí pé nígbà tin bá sínbẹ̀, yóò rọrùn fún ẹnikẹ́ni láti ṣe iṣẹ́ náà. Eleyi lo jẹ kin kọ ìgbekalẹ̀ iṣẹ́ náà.

Mo mọ̀ pé àlùmákòpè ohun tó wọn á tọ́ sí rírà, òun ni tó bá jẹ́ ohun tó jẹ́ pé o ṣe kókó tó dẹ, tó sì ṣe pàtàkì, tó sì jẹ́ ǹkan tí má nílò kíákíá láti, láti lò, tó sì jẹ́ pé kò sí ọ̀nà míi náà tí ǹkan míràn tí a lè fi rọpo rẹ̀ àbí tí a lè lò ní nǹkan tí a lè lò láì rí ǹkan náà. Ohun yìí ni mo máa ń gba òfin mọ̀ pé ohun tí o wọ́n o tọ́ sí rírà.

Àdúgbò tí mọ́ ń gbé ni òdòta. Òdòta jẹ́ àdúgbò kan tí ó wà ní ẹ̀yìn ìlọrin tí ó sì jẹ́ àdúgbò kan tí kò jìnnà sí ìgbóro tí ó sì jìnnà sí àwọn ìlú kéreje tí ó sì jẹ́ pé àdúgbò yì jẹ́ àdúgbò kan tí ó wà tí ó tí ó tí ó ṣi àríwó níbẹ̀ tí ó sì ṣi jàgídíjàgan àbí rúko ride níbẹ̀ ni gbogbo.

Bẹ́ẹ̀ni, mò ń wọ gílàsì, mo sì ní ìfẹ́ sí gílàsì. Nítorí gílàsì jẹ́ nkan tí ó má ń dáàbò bo ẹyìn jú eyàn lọ́wọ́ orùn nì àbí láti lọ́wọ́ àwọn ẹ̀ta yára yára tó má ń jáde nígbà tí nkan bí iná bá tà sí ara irin àbí ara omi. Gílàsì jẹ́ nkan tí ó má ń dáàbò bo ojú, àwọn gílàsì mi sì wa to je pé ó máa n ran ojú lọ́wọ́ láti rí ǹkan kedere.

Bẹ́ẹ̀ni, mo máa mu àwọn ẹ̀rọ ìlera. Ẹ̀rọ ìlera jẹ́ ọ̀rọ̀ àwọn nkan tí èèyàn máa mu, tí ó máa ń fún eyàn ní ìwòsàn, tí ó sì máa ń fún eyàn ní ìlera tí ò péye. Èyí lo fa tí mo fi máa n mu àwọn ẹ̀rọ ìlera, èyí tí àwọn onímọ̀ ìlera bá kọ fún mi nítorí pé èmi kò kí ń lọ sí ilé ògùn láti ra ẹ̀rọ ìlera fúnra mi, yàtọ̀ sí àwọn èyí tí àwọn onímọ̀ ìlera bá, onímọ̀ ìlera bá kọ́ fún mi.

Torí mo dúró tipe ki n to ra ohun ni ero ayara bi asa mi ìyára bí àsá mi jẹ́ ẹ̀rọ kan tí mo dúró típẹ́ típẹ́ kí n tó rà. Ìdí tí ó sì ti fa tí mo fi dúró típẹ́ kí n tó rà ní pé mo n ṣe ìwádì dáradára kí n fi mọ irú èyí tí ó yẹ kí n rà, irú èyí tí ó yẹ kí n rà, irú, irú àwọn ǹkan tí èyí tó yẹ kí n ra tí, tí o yẹ kó ní àti ǹkan tí, irú ǹkan, ǹkan tí mo fẹ́ fi ẹ̀rọ ayára bí àsá ṣe.

Agbègbè mi jẹ́ agbègbè kan tí ó jẹ́ pé ní àṣàlẹ̀ ó má ń kún fún ọ̀pọ̀lọpọ̀ ero torí akoko yìí ni àwọn èèyàn wọn ó darí iṣẹ́ wá sílè tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó darí wá sílè yìí yóò jẹ́ kí agbègbè mi kún tí ó sì jẹ́ pé èèyàn ó rí ìdíbà yìí lórí yà rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jókòó nígunnígun ní isọri-isọri tí wọ́n sì ń sọ ọ̀rọ̀ nípa ǹkan tí bí ọjọ wọn se rí.

Ìtẹ́bí tí a máà ń fi lé ìran lọ́wọ́ nílé wa, òun ni ìtàn bí àwọn bàbá ńlá baba wa se ja ogun láti ìlú kan bọ́ sí ìlú mi torí jagun jagun láwọn tó bí mi, tó sì jẹ́ pé ìtàn yìí, ìtàn bí àwọn bàbá ogun, ogun tí àwọn bàbá wa ja àti iye ogun tán jà àti bán se jà àti ọ̀nà tán gbà sẹ àwọn ogun yìí àti ogun tí kò sẹ́ ni ó jẹ́ ogun ìtàn kan tí a máà ń sọ torí a máà ń fi lé ìran lọ́wọ́ nílé wa.

Àwòrán tí mo fẹ́ràn gidigidi ni àwòrán ìyá ìyá mi nígbà tí ó wà ní ọmọdé, nígbà tí ó wà ní ọmọdé. Àwòrán yìí jẹ́ àwòrán kan tí mo máa ń wò ní gbogbo ìgbà nítorí pé kosi, n ò mo pé n ò tètè mọ̀ pé nígbà tí gbogbo àwọn àgbàlagbà tó darúgbó lónìí wọ́n ti wà ní ìgbà kan rí tí wọ́n wà ní ọmọ kékeré tí wọ́n sì rẹwà gidigidi. Àwòrán yìí jẹ́ àwòrán kan tí mo ní ìfẹ́ sí láti máa wò ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìpara sára, nítorí pí pa ara o jẹ́ nǹkan tí ó dára, o jẹ́ ọ̀nà láti jẹ kí àwọ̀ èèyàn jọ̀ lọ̀. Eléyìí lo fa tí mò fi má ń fi ìpara sí ara láti jẹ́ kí àwọ̀ mí jọ́lọ̀ àti láti, láti dènà àwọn àìsàn àwọ̀ pẹpẹ́pẹ́ tó lè ba àwọ̀ mí jẹ́. Eléyìí lo fa tí mò fi má ń lo ìpara ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mò jẹ́ ẹnìkan tí mo nífẹsí ohun ọ̀ṣọ́, tí mò ṣì máa ń rò ohun ọ̀ṣọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà nítorí pé ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó dára. Won sa si bi oririsi, aṣọ, bàtà, ago, àti ki a irúu oríṣìíríṣìí oorun àdídùn si ara. Àwọn nǹkan wọ̀nyí ní mọ́ n ṣọ́ tó si jẹ́ pé mò máa ń lo, mó jẹ́ ẹnikan tí mo nífẹ́ sí láti máa lo ohun ọ̀ṣọ́ sára.

Gààrí, ó jẹ́ ohun kan tí a ṣe láti ibi ẹ̀gẹ́, ẹ̀gẹ́ tí ta ṣe láti ibi ẹ̀gẹ́, ẹ̀gẹ́ sì jẹ́ ohun kan tí a ṣe láti ẹba jẹ́ ohun kan tí a ṣe látara, látara gààrí. Aa gb'omi kaná, tí omi bá ti hó a sì bu garri sí, a ó fi orogun rọ títí tí yóò fi lè, tí o bá ti lè a ó kọ. Èyí ni wọn pè ní ẹba.

Bí mo ma jẹ ní àárọ̀ ni mo nífẹ̀ẹ́ láti máa jẹ kùkúmbà, èso kùkúmbà ní àárọ̀ tí mo ò ní tí mo mọ̀ nǹkan kan jẹ ní àárọ̀, lẹ́yìn ìgbà tí mo bá ṣe eré ìdárayá tán. Ohun ti kùkúmbà èso kùkúmbà yìí sì dára gidi gan-an. Ó jẹ́ èso kan tí àwọn onímọ̀ àlìrà máa ń gbà ní ìyànjú láti máa jẹ nítorí pé ó ní èròjà fún àwọn tí máa ń díná tí máa ń díná àrùn tó sì ní èròjà tí ó máa ń mú kí àwọ̀ wa kí ó dàbí tọmọ ékeé.

Owe je ọ̀nà ti Yorùbá ma gba so oro laarin fún eyan láti ọ̀nà to ma gba sọ̀rọ̀ fún wan laarin ara won to si je nkan to ye pe ko se gbogbo eyan lo mo itumo re. Àfi àwọn tí o bá máa, tí o bá jẹ́ Yorùbá àbí àga to bá wà jẹ o wà ní àwùjọ yìí. Ní ìtánpẹ́ gẹ́gẹ́ bí ojú tí ó bánikálé kò ní sáróṣèpin, kò ní ti ará òṣìpin. Ó tùmọ̀ sí pé ǹkan tí ó da kò ní ní kọ́núkọ́ láti ilẹ̀.

Tí mo bá wà nínú ìlà, bí mo ṣe máa ń rí kíkọ́ àkókò mi gẹ́gẹ́ bí nǹkan tó ṣe kókó, tó sì jẹ́ pé nígbà tí mo bá wà nínú ìlà táa bá dúró kó kàn wá, ohun tí mo máa ń fi ṣe ni pé mo máa ń fi ka àwọn ìwé tó wà lórí fóònù mi tó jẹ́ PDF format. Àwọn ni mo máa fi ń kà, títí tí aá fi kúrò nínú ìlà. Nígbà táa bá sì kúrò nínú ọ́lá, tí a bá tẹ̀síwájú n ó dá kíkà ìwé dúró títí tí n ó fi débi tí ń lọ.

Mo si máa ń yẹ ohun tí mò ń wò láàárọ̀ ni ojú ọjọ́. Ojú ọjọ́ ló mọ̀ ní wọ́n fi ojú ọjọ́ bí ojú ọjọ́ bá sì rí ti rí ní wọ́n sábà ń sọ ohun tí n ó wọ̀ ní àárọ̀. Ìgbà míì sì nìí ọjọ́ tí ó bá jẹ́, ṣé ọjọ́ ajé ni, ṣé ọjọ́ àbámẹ́ta ni, ṣe ọjọ́, ọjọ́ tí ó bá jẹ́ náà ni nǹkan ó mọ́ ní ṣe pẹ̀lú ohun tí wọ́n wọ̀ ní àárọ̀.

Ẹranko tí a ń tọ́ nílé, a ń tọ́ ológbò, a ń tọ́, a sì ń tọ́ ewúrẹ́, a ń tọ́ adìyẹ. Àwọn ẹranko wọ̀nyii ó jẹ́ àwọn ẹranko kan tí à ń sin nílẹ̀ tó sì jẹ́ àwọn ẹranko kan tí mo nífẹ̀ẹ́ sí láti máa sin gidi gan, tó sì jẹ́ àwọn mìíràn wá nínú wọn tó se pé a ń sin wọ́n láti fi s'ọ́lé, àwọn mìíràn tó se pé a ń sin wọ́n láti fi, láti, láti jẹ ní ọ̀kú, láti pa wọ́n jẹ.

Ọ̀nà tí mo má ń gbà kojú àwọn ìṣòro ni bí iṣẹ́, òhun ni pé, ọ̀nà tí mo má ń gbà kojú àwọn ìṣòro òhun ni pé nígbà tí a bá ní ìṣòro láti yanjú, mo nífẹ̀ẹ́ láti pín àwọn ìṣòro yìí ní ìsọ̀rí ìsọ̀rí láti ní ìsọ̀rí ìsọ̀rí. Tosi je pe nígbà ti mo ba pín won tan, ki n fi ìṣòro kan kan si odo enikan kan kan láti koju. Eleyii yìí yóò jẹ́ kí, yóò jẹ́ kí ọ̀tẹ́tẹ́ rí, ká tètè rí ojútùú sí ìṣòro náà.

Òkè Sóbi jẹ́ òkè kan tó gba jù ní agbègbè tí mo wà oke yìí ga gidi gan tosije wípé mo ti gun oke yìí ri o si gba mi ni ogun oti tó wákàtí kan láti gun òkè yìí, àti láti sọ̀kalẹ̀ lórí òkè yìí. Òkè yìí gba jù mó gidigan tó sì jẹ́ òkè kan tí ó ga jù ní ilẹ̀ Kwara.

Gbogbo ènìyàn ló ní ibi tó ti wá tó sì ní ibi tó ti ṣẹ́ nígbà mìíràn sì ní èdè a máa n yàtọ̀ nítorí pé o gbọ́n yàtọ̀ tí ó sọ ibi tí ẹ̀yin ti wá ibi tí mo ti máa mọ ibi tí ìyẹn ti wá ohun gbogbo tí ó n sọ̀rọ̀ ni pé nígbà tí mo bá rí bó ṣe ń pe àwọn èdè kan àti bí se ń pe àwọn fáwẹ́ẹ̀lì àbí àwọn kọnsọ́náǹtì nínú èdè.

Òrin àwọn ọmọdé pọ̀ lórí sìrìsì orin tí àwọn ọmọdé máa ń kọ àti orin tí àwọn àgbàlagbà máa ń kọ àwọn ọmọdé láti fi mọ, kọ́ wọn ní ẹ̀kọ́ àbí láti fi kọ́ ní àṣà àti ìṣe. Orin náà wà ní orin ìrán àmọ́ orin tí mo mọ̀ràn ti dáradára tí ó sì jẹ́ pé wọ́n kọ́ wa nígbà tí a wà ní ọmọ kékeré òun ni, àbẹ̀ igi òrom̀bó, ibẹ̀ la gbé sèèrè wa, inú wa dùn, ara wa yà, àbẹ̀ igi òrom̀bó.

Èékánná ti tọ́jú jẹ́ ǹkan tí ó dára, tó ṣì ji nítorí pé í tọ́jú èékánná ó wà ni ó jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà tí a lè gbà ṣe ìmọ̀tótó ara. Nítorí èékánná jẹ́ ǹkan tí ó tètè máa ń kó ìdọ̀tí sínú. Eléyìí ló fàá tó fi dára láti máa ṣe ìtọ́jú èékánná. Ìgbà tí mo máa ń gbà ṣe ìtọ́jú èékánná, òun ni pé kí a kí ń gé, kí sì rí pé kó gùn kí sì máa ge lóòrèkóòrè láti máa jẹ jẹ́ kó ko ìdọ̀tí sínú.

Bẹ́ẹ̀ni, afẹ́tu fẹ́tu fẹ tútù ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì nítorí ta afẹ́fẹ́ tútù bá ń fẹ́ kò ní jẹ́ kó sí àìsàn àbí àìlera tó pọ̀ láwùjọ, kò ní sì o si yo di n ku yóò dín àjàkálẹ̀ àrùn yò di n akaja. Àjàkálẹ̀ àrùn kù dáradára. Àmọ́ tí ó bá ṣe atẹ́gùn tútù, e lè lè fa àjàkálẹ̀ àrùn tó sì lè fa àwọn àìsàn lónìí ránrán.

Oye owó ohun ọ̀gbìn má n yípadà lọ́dọọdún, ńtò sí mọ ńfa tí owo owó ohun ọ̀gbìn ma ń fi yípadà. Ohun ni bí ǹkan okò bá ṣe jáde sí, tí ǹkan oko bá jáde dáadáa, ó ṣe é ṣe kí ǹkan ó gbá lẹ̀. Àmọ́ tí ó bá ti jáde dáradára, ó se sẹ́ kí owó rẹ̀ kó wọ́n. Èléè ni ó má ń fa tí owó ohun ǹkan ọ̀gbìn ma ń yípadà lọ́dọọdún.

Bẹ́ẹ̀ni mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí, nítorí pé ní àkókò ìgbà kan wà tó jẹ́ ó rẹ̀ mí nígbà tí mo sì, tí ara mi sì yá, wọ́n sọ fún mi wípé iná ojú ẹ̀rọ ayárabíàṣá ló fa tí ó rí fi máa ń fọ́ mi. Mo sì fi ẹ̀rọ ayárabíàṣá kalẹ̀ fún bí ọ̀sẹ̀ kan, ó ṣi ẹni, ó lé ní ọjọ́ kan, fún bí ọ̀sẹ̀ kan tí mo ṣẹ̀ fọ ọkàn ẹ̀rọ ayárabíàṣá rárá.

Iṣẹ́ ti àwọn ọmọdé se nile oje iṣẹ́ kan ti o ti o je iṣẹ́ alere fún àgbàlagbà. Àwọn ọmọ kéékèèké ni ó máa ń ṣe àwọn iṣẹ́ yìí gẹ́gẹ́ bí i ká fọbọ́, ká gbálẹ̀, ká nu ilẹ̀, ká ká pọnmi àwọn ṣe àbí kí àwọn ká wọn lọ ra ǹkan wá, ǹkan tí a nílò. Ọmọ kéékèèké lo maa n ṣe àwọn iṣẹ́ yìí.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró de nǹkan, òun ni láti máa ro ọ̀nà tí wọ́n gbà lo nǹkan tí mò ń dúró de nígbà tí ó bá dé. Eléyìí yóò jẹ́ kí n ní àkókò láti pín nu, láti ṣe, láti ṣe ipínu àti láti gbìyànjú láti ṣètò bí wọ́n ṣe lo ìkan náà tí ó bá dé. Eleyi ni ọ̀nà ti mo maa n gba ti mo máa n se nigbati mo baa n dúró de nkan.

Ọ̀pọ̀lọpọ̀ ilé àtijọ́ ni mo ti rí, tí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tó jẹ́ ilé àtijọ́ tí mo ti rí, tó sì jẹ́ pé àwọn ilé àtijọ́ yìí mo rí wọn nígbà tí mo lọ sí ìlú mi, tó sì jẹ́ pé wọ́n sún, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìtàn tó rọ̀mọ́ wọn, tán sì ní ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìrántí tó rọ̀mọ́ wọn, tó sì jẹ́ pé àwọn ilé yìí wọ́n jẹ́ ilé ọlá lánàá, wọ́n jẹ́ ilé ẹni àbíyi lánàá, àmọ́ lónìí wọ́n ti di ilé èkúté àti ilé àwọn, àti ilé aláǹtakùn àti ilé ìdọ̀tí àti ẹgbin.

Nígbà ìsìnkú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹyan ni wọ́n maa ń péjọ, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní ibi lọ to níbí iṣẹ́ lọ, wọ́n ó dúró, ni wọ́n ó dúró dè, wọ́n ó dúró. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí olùṣọwọ́ wọ́n ó dúró tí gbogbo ará àdúgbò tí wọ́n sì péjọ láti se ẹyẹ kẹ́yìn fún ẹni wọn tó kú àbí ará àdúgbò wọn tó kú àbí ẹni olùbágbé wọn tó kú. Ọ̀nà yìí ni ọ̀nà tí à ń gbá péjọ fún ìsìnkú.

Ọ̀nà tí à ń gbà rán ìdílé lọ́wọ́ pẹ̀lú owó òun ni pé ká rí pé a ra gbogbo ohun tí ìdílé wa tí wọ́n nílò ká rà fún wọn. Kasi ripe a sanwó ti o ye ka san si àwọn ibi ti oye ka san si. Yálà ilé ìwé, ilé ẹ̀kọ́ àbí ilé ẹ̀kọ́ṣẹ́ àwọn bí àti láti fún wọn ní owó tí wọ́n nílò àti láti rí pé a yá owó sọ́tọ̀ fún wọn láti gba ìlera tó péye lọ ní ọ̀dọ̀ àwọn onímọ̀ ìlera.

Ọwọ́ gbígba jẹ́ nǹkan tí ó dára nítorí pé gbigba ọwọ́ ara wa ó jẹ́ ọ̀nà kan láti, fihàn pé a nífẹ̀ẹ́ ara wa àti láti ó jẹ́ ọ̀nà tí a fi ń fi hàn láti fi ní fi hàn pé a kó èèyàn léyà. Mo má n gbá ọwọ́ àwọn ènìyàn pẹ̀lú ìtẹríba àti àpọ́nlé, ọ̀nà tí mo má n gbà gbá ọwọ́ àwọn ènìyàn ni.

Ọ̀nà tí à n gbà gbin ohun ọ̀gbìn ni pé ká kà akọkọ ka ro oko, ká sàn oko ibi tí a fẹ́ gbin nǹkan sí, ká sì rí i pé ilẹ̀ náà ó ní ọ̀rá dára dára. Lẹ́yìn ìgbà náà kí á kọ́, tí a bá kọ́ tán lẹ́yìn ìgbà tí a bá kọ́ tán, a ó sì mú kóró ǹnkan tí a fẹ́ gbìn a ó ti bọ ọmọ orí ebè yìí. Lẹ́yìn ìgbà náà a ó dúró, to sì ní ṣe pẹ̀lú ọjọ́ tí ó ní ǹnkan ọ̀gbìn ní ṣe pẹ̀lú ó nílò pẹ̀lú ọjọ́ torí ọjọ́ tí ó má n tó láti ká ó yàtọ̀ láti kórè wọ́n ó yàtọ̀ tọ̀ síra wọ́n.

Ọ̀pọ̀ ohun ló ti yípadà lẹ́yìn ìgbà tí ẹ̀rọ ayélujára dé. Ni àkọ́kọ́ ni ọ̀nà tí à ń gbà ra ọjà láàárín ara wa ó ti yípadà. Èyí ò nílò láti lọ sí ọjà kí yan tó ra ọjà. Èyán le joko nilẹ ẹni ki eyan si ra ọjà. Ọ̀nà tí a ń gbà kẹ́kọ̀ọ́ ó ti yípadà. Ọ̀nà tí a ń gbà kíra ẹni, tí a ń gbà bẹ̀rẹ̀ ara ẹni ó ti yípadà. Nítorí pé òun ò nílò láti lọ sí ilé eyan kí n tó bẹ̀rẹ̀ ẹni tó hun.

Mo máa ń gbà tọ́jú àwòrán àti ìrántí ìdílé mi ni láti ríri dájú pé wọn kọ́ wọn mọ́ fún pamọ́ dáradára. Mo sì kó wọn sí orí ẹ̀rọ ayélujára láti fi wọn pamọ́ sórí ẹ̀rọ cloud eléyi ó sì jẹ́ kí n fi wọ́n pamọ́ tí wọn sì ni sọnù layelaye lofi fa tí mo fi sepe gbogbo wọ́n ni mo nko lọ sí orí ẹ̀rọ cloud mi.

Bí mo bá n gbà mọ àwọn ọ̀rọ̀ tuntun wá, mo jẹ́ ǹkan tí o mọ tí mo nífẹ̀ẹ́ sí láti máa rorí nígbà tí mo bá sì fẹ́ rorí. Mo nífẹ̀ẹ́ sí láti rorí níbi tí ó dákẹ́jẹ́jẹ́ gidi gan, níbi tí ó dà kékeré ọrọ̀rọ̀, ibi tí mo bá wà níbẹ̀, erọ̀ túntùn yóò wá sí mi lórí, tí yóò sì jẹ́ erọ̀ gidi. Ibẹ̀ ni mo ti máa n rí ìrò riro dáradára ibí tó bá dákẹ́jẹ́jẹ́. Ọ̀nà yìí ni mo máa n lọ, mo n lọ sí ibi tí ó dákẹ́jẹ́jẹ́ tí ó ń sì rorí. Ọ̀nà yìí ni mo máa n gbà mu ero tuntun wá.

Mo kẹ́yin lọ wo eyín mi ní ọ̀sẹ̀ tí ọjọ́, ọjọ́ ajé tó lọ yìí. Mo kẹ́yin lọ wo eyín mi torí mo ní jẹ́ ẹnikan tó ní ìfẹ́ sí, tó, tó, tó kó ìléra rẹ̀ lọ́kàn. Eleyii sì máa ń jẹ́ kí n máa lọ sí ilé tí wọ́n ti máa ń ṣe àyẹ̀wò ara láti yẹ àwọn ẹ̀ya ara mi wò. Ẹ̀'meji tí mo lọ gbẹ̀yìn ni ọ̀sẹ̀, ọjọ́ ajé tí mo lọ yẹ eyín mi wò. Mo máa ń lọ yẹ àwọn ẹ̀yà ara mi wò àmọ́ eyín ni mo lọ ní ọ̀sẹ̀ ọjọ́ ajé tí ó lọ yìí.

Ìgbà yìí, won je orin kan ti, o je- orin kan tí ó ba ni lọ́kàn jẹ. Nítorí pé kò sí, kò sí ọgbọ́n àti òye nínú orin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tán kọ nísìí kò dàbí orin àtijọ́. Ìdí léyìí tí mò ń fi ń gbọ́ àwọn orin ìgbà yìí, mo, mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ àwọn orin àtijọ́. Nítorí pé ọgbọ́n pọ̀ àti ìṣe àti ọgbọ́n pọ̀ nínú àwọn orin àtijọ́.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ́ rí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti lọ sí àgọ́ rí nígbà tí mo wà ní ẹgbẹ́ boy scout. Mo máa lọ sí àgọ́ lọ̀pọ̀lọpọ̀ ìgbà láti, láti kópa nínú àwọn ìṣe àti nínú, nínú bi àwọn ìṣe ẹgbẹ́ boy scout. Mo ti lọ sí àgọ́ rí dáradára tí mo sì ti gbàgbé ìyè ìgbà tí mo lọ sí àgọ́.

Ni ayé òde òní oti rọrùn fún yan. Ó ti rọrùn fún èyàn láti bá àwọn ìbátan eyan sọ̀rọ̀ nítorí pé oríran áàpù ló wà lórí ẹ̀rọ ayélujára tí èyàn lè lò gẹ́gẹ́ bí WhatsApp, èyàn lè lò Facebook, èyàn lè lò Twitter, èyàn lè lò Instagram láti bá wọn sọ̀rọ̀ tó sì jẹ kó rọrùn láti bá àwọn ìbátan yan sọ̀rọ̀ tó jìnnà.

Bẹ́ẹ̀ni, mo má ń ṣe ìsọdọ̀tun ọkàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nígbà tí mo bá ní ìrẹ̀wẹ̀sì tí ọkàn mi, tí ìrẹ̀wẹ̀sì bá wà n'nú ọkàn mi, mo má ń ṣe ìsọdọ̀tun ọkàn. Ọ̀nà tí mo sì má ń gbà ṣe ìsọdọ̀tun ọkàn o ní láti lọ síbi tó dákẹ́ jẹ́jẹ́ gẹ́gẹ́ bí ojú okùn, etí òkun àbí ibi, àbí inú igbó tó dákẹ́ rọ́ láti lọ wo àwọn n'tí o wà láyíká. Níṣe èyí, ṣíṣe èyí, yiò fún mi ní, yóò gbé ọkàn mi sókè tí ó sì fún mi ní ti o si jẹ́ kí ọkàn mi le.

Ojú ọ jọ́ tí mo fẹ́ràn jù, òun ni ojú ọjọ́ tó tutù. Ojú ọjọ́ tó tutù ni ojú ọjọ́ tí mo fẹ́ràn, nítorí pé ojú ọjọ́ tútù, yóò jẹ́ kí ara mi yá gágá láti lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Idi leleyi timo fi nifesi ojú ojo to tutu ojú ọjọ́ tó gbóná, èmi ò nífẹ̀ẹ́ ojú ọjọ́ tó gbóná, nítorí ilé yìí yóò ṣe ìdíwọ́ fún mi láti lè ṣe àwọn ohunkóhun tí mo fẹ́.

Bi mo sì máà ń kọ ohun èlò tuntun, òhun ni pé nígbà tí a bá nílò láti tẹ̀síwájú nínú iṣẹ́ wa, mo nílò láti ohun kan tí a nílò, òhun láti ṣe nǹkan tuntun àbí láti tẹ̀síwájú àwọn ohun èlò tuntun. Ọ̀nà tí mo máà ń gba wọn kọwọ́ sílẹ̀, òhun ni láti ṣe ìwádìí nípa àwọn èlò tuntun tó wà ní ìgboro àbí tó ti jáde tí àwọn èèyàn ń lò láti tẹ̀síwájú, ó sì kọ́ wọn kalẹ̀.

Mo fẹ́ràn ìrìn àtẹ̀gùn, ìrìn àjò tí mo fẹ́ràn ìrìn àtẹ̀gùn, ìrìn àtẹ̀gùn jẹ́ ìrìn kan tí ó yá, tí ó jẹ́ pé òun ló yá jù nínú gbogbo ìrìn, ìrìn, ìrìn àjò àti pé ó jẹ́ ìrìn àjò kan tó jẹ́ pé òun ni ó, ó, ó rọrùn jù àmọ́ ó rẹwọn àmọ́ síbẹ̀síbẹ̀ ìrìn àjò owó tó ẹ̀mí kò sì tó owó kò sì sí owó tó lè ra àkókò èèyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Nígbà tí mo bá rí àyè láti sùn àbí ìgbà tí mo bá ní àkókò ìsinmi, mo máa ń sùn ní ọ̀sán. Ó sì jẹ́ pé mo máa ń fi ókìrí yanyan wákàtí kan sùn lọ́sàn án láti lè ní okun àti agbára láti fi ṣiṣẹ́ mi, láti fi parí iṣẹ́ ọjọ́ mi. Ni lofa ti mo fi n ma sun ni osan. Àmọ́ kò n se gbogbo ìgbà. Ti mo ba ti aye ba yọ le ni mo maa n sun ni ọsan.

Ìlú Amerika jẹ́ ibìkan tí mo gbọ́ nípa rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí mo ní àwọn ọ̀rẹ́ àti ẹbí àti ará àti ojúlumọ̀ tó ń gbé ìlú yìí dáradára àmọ́ èmi kò tíì dé bẹ̀rẹ̀ rí, tó sì jẹ́ pé mo ní ní ọkàn tí mo sì fẹ́ rí ìlú yìí tí mo fẹ́ dé ìlú yìí. Ìlú yìí jẹ́ ìlú kan tí ó ní àpọ̀nle ní àgbáyé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì máa ń jẹ́ran láti lọ sí ìlú yìí. Ìlú yìí ni ìlú tí mo ti gbọ́ rí tí ọkàn mi tún sí fẹ́ rí.

Ní àdúgbò mi ní, ní ọ̀sẹ̀ tó lọ, òjò rọ̀ tí òjò yìí sì wá àgbàrà gidigan tó jẹ́ kí gbogbo àdúgbò mi kó jẹ́ kó kún fún omi, tí ó kó kún fún omi gidigan. Àmọ́ ní à, ní à, ní àárọ̀ yìí, gbogbo omi náà ti gbẹ tó sì jẹ́ pé ilẹ̀ náà ti gbẹ́ fúrufúru, ó sì jẹ́ ibi tí ní, ní ó sì jẹ́ ibi tí mo gba kọjá tí ó gbẹ tó sì jẹ́ pé n wò lero pé yóò ti gbẹ ní àkókò tí a wà yìí nítorí ojú, omi tó pọ̀ ládúgbò wa ní ọ̀sẹ̀ tó lọ.

Oúnjẹ àwọn ọmọdé jẹ́ oúnjẹ kan tí ó yàtọ̀ sí bí àgbàlagbà ṣe ń jẹun àti pé ó jẹ́ ọ̀ gbodo jẹ oúnjẹ. Àwọn ọmọ kékèké won gbodo máa jẹ oúnjẹ ní òrékòré àmọ́ won gbodo jẹ oúnjẹ tí ó pọ̀ tó t'agbalagba lẹ́ẹ̀kan náà àmọ́ wọ́n ò maa jẹ lórèkòré. Àwọn iru jijẹ́ ti á si gbodò máa fún wọn jẹ, o gbodo je àwọn oúnjẹ tó kún ni fún ero- e-e- èròjà ìlera gẹ́gẹ́ bí calcium àti àti fitami àti àwọn fitami tó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ àti oúnjẹ tó ní ṣúgà dáradára.

Ẹ̀rọ tí ó ṣàfàní jù ni ẹ̀rọ tí ó máa ń mú ìlera, tí ó máa ń mú àìlera kó lára, ẹ̀rọ tí ó máa ń jẹ́ kí ara ríro kó lọ, ẹ̀rọ tó máa ń jẹ́ kí ẹ̀fọ́ rì lọ, ẹ̀rọ tí ó máa ń mú inú rírun lọ, ero ti o maa n sise kíákíá ni ero ti mo ripe o se àǹfààní ju nínú àwọn ẹrọ, àwọn ẹrọ yi si po wa loni ranran.

Ní ọdún mẹ́wàá sí ìsín, agbègbè mi yóò jẹ́ agbègbè kan tí yóò jẹ́ àwàwo agbègbè nítorí àwọn ohun mẹ́rẹ̀ mẹ́rẹ̀ tí ń ṣẹlẹ̀ ní agbègbè náà lọ́wọ́ báyìí nípa kíkọ́ àwọn onírànráń ilé àti àwọn gbọ̀ngán oríṣìíríṣìí, ilé ìwé oríṣìíríṣìí, àti àwọn ilé ìwòsàn oríṣìíríṣìí àti irú iyàn tí ń kọ́ ilé sí agbègbè mi. Láìpẹ́ lọ́dún mẹ́wàá sí ìsín, agbègbè yóò jẹ́ ìyàwàwù agbègbè.

Yàrá tí mo fẹ́ràn jù nílé, òun ni yàrá àdáná. Yàrá àdáná jẹ́ yàrá kan tí mo nífẹ̀ẹ́ sí, èyí tó sì jẹ́ bí i kí n fi ní, ohun tó fà á tí mo fi nífẹ̀ẹ́ sí yàrá àdáná jù nínú gbogbo yàrá tí mo tó wà nílé òun ni pé yàrá yìí jẹ́ yàrá tí mo dàgbà sí, tó sì jẹ́ ibi tí òò wà ti máa ń dáná. Ilé yìí jẹ́ yàrá kan tí ó ṣe kókó nínú ilé, tó sì ṣe pàtàkì nílé. Eleyií ló fà á tí mo fi nífẹ̀ẹ́ sí yàrá ìdáná jù.

Àwọn tí ń gbé inú ilé, àwọn tá gbé inú ilé mi, ìyàwó mi, ọmọ mi àti àwọn àwọn ibàtàn mi méjì, àwọn tí a ń gbé inú ilé ni wọ́n sì jẹ́ èèyàn gidi. Àwọn tá n jọ gbé nílé wọ́n jẹ́ èèyàn gidi, wọ́n sì jẹ́ ibàtán mi. Tan sì jẹ́ ẹ̀ní tí ó nífẹ̀ẹ́ mi tí emi na sì nífẹ̀ẹ́ wọn. Tá sì ti jọ gbé pọ̀, tó ti lè lọ́dún márùn ún tá tí jọ gbé pọ̀.

Bẹ́ẹ̀ni mo ma n na ara mi nígbàtí mo bá nílò láti sinmi, mo ma n na ara mi nítorí pé niná ara ó jẹ́ ọ̀nà kan láti, láti jẹ́ kí àwọn ìrora tí èèyàn rí níbi iṣẹ́ tí ẹ̀ ń ṣe kó tètè lọ. Èyí ló fàá tí mo fi ma n na àwọn ara mi nígbàtí mo bá rí ayé láti na ara. Niná ara ó dára púpọ̀.

Ọ̀nà tí mo máa ń gbà mọ́ra sílẹ̀ fún, fún, fún síra sílẹ̀ fún ìpàdé oníbàárà òun ni pé hùn o rí pé gbogbo nǹkan tí mo rò pé olè oníbàárà le, ìbéèrè tí ó lè béèrè hùn o kọ wọ́n kalẹ̀ tí wọ́n sì ti wá, àì, àì tí wọ́n sì ti wá ọ jútùú sí àwọn ìbéèrè yìí tí wọ́n ti wá ìdáhun, kọ àwọn ìdáhùn kalẹ̀ sí àwọn ìbéèrè yìí àti àwọn nǹkan tí molè rò pé oníbàárà le fẹ́ rà hùn o ti rí pé à ti rà wọ́n kalẹ̀ dáradára.

Ètò ìdárayá mi o je, mo rí eré ìdárayá bí ǹkan tí ó ṣe kókó. Bieleyi ló fàá tí mo fi ni ètò ìdárayá. Ètò ìdárayá mi sì jẹ́ ohun kan tí ó jẹ́ pé mo máa ń ṣe ní ẹmẹ́jẹ́ òkèèrè yẹn yen ní ọ̀sẹ̀ nítorí pé láàárọ̀ láàárọ̀ wọ́n rí pé mo ṣe eré ìdárayá kí n tó jáde. Nígbà mí sì ni, ó máa ń ju ẹmẹ́ẹjẹ́ lọ. Iyen ni nígbà tí mo bá ráyè ní ìrọ̀lẹ́, mo tún máa ṣe eré ìdárayá nígbà mí náà.

Omi ma ń dé ilẹ̀ láti ojú sọ́mọ̀, ibẹ̀ ni òjò ti ma ń wá, tí ó sì jẹ́ pé bí omi ṣe ma ń dé ilẹ̀ léleyìí, àmọ́ omi tó wà lójú sọ́mọ̀ kò ti ibìkankan lọ sójú sọ́mọ̀ àti ilẹ̀ náà lóhùn náà ti lọ. Nígbà tí oòrùn bá fa omi, tó orun ba fa omi láti ilẹ̀ lọ sójú sọ́mọ̀, tó bá sì tò ó tó àkókò kan tí omi bá ti tó bá ti dé, yóò di yìnyín, tó bá di yìnyín, yóò tun yọ, yóò tún rọ̀ kalẹ̀ padà. Ọ̀nà yìí ni ọgbà ni omi má ń gbà dé ilẹ̀.

Ọ̀nà tí àwọn èèyàn máa n gbà kọ́sẹ́ lọ́dọ̀ ọ̀gá ó yàtọ̀ ó porisirisi. Ẹ̀lò míì máa n kọ́sẹ́ lọ́dọ̀ ọ̀gá tó sì jẹ́ pé ọ̀nà tó n gbà ò ní kó sùn síí kò máa sùn sílé ọ̀gá. Ẹ̀lò míì sì ní yóò mọ̀ lọ yóò mọ̀ bó. Ọ̀nà tí àwọn èèyàn n gbà ṣe kọ́sẹ́ ọ̀gá, ẹ̀lò míà sì máa kọ́sẹ́ látori ẹ̀rọ ayélujára, ẹ̀lò míi a sì máa kọ́sẹ́ láti jẹ́ pé kó lọ sí ọ̀dọ̀ ọ̀gá kó lọ sí ìsọ̀ ọ̀gá rẹ̀.

Ọjọ́ tí mo gbéra ga gidi ni ọjọ́ tí mo fún, mo ran àwọn òbí mi lọ́wọ́ nígbà tí wọ́n nídìí, wọ́n nílò ìrànlọ́wọ́. Ó sì jẹ́ ọjọ́ kan tí inú mi dùn tí mo sì gbéra ga gidi. Kia olohun mo se, emi náà ti de ipò agba ti mo ti n ran àwọn òbí mi lọ́wọ́. Eleyii ni ọjọ́ tí mo gbéra ga gidi tó sì jẹ ọjọ́ tí inú mi dùn gidi gan nítorí pé mo ṣe ìrànwọ́ fáwọn tó ti jìyà, tó ti jìyà tọ́jú mi láti kékeré dé ibi tí mo wà yìí.

Rara, èmi kò lù etí mi, n ò sì ní lù etí mi nítorí pé etí lílu ó tako ìṣe àti àṣà Yorùbá eléyi lo fa tí n òu fi lù etí mi tó sì ní tako ìṣe àti àṣà ẹ̀sìn mi eléyi lo fa tí n òu fi lù etí mi. Etí lílu ó lòdì sí ìṣe, ó sì lòdì sí ǹkan tí mo nígbàgbọ́ nínú ẹ̀.

Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà mo ti béèrè ìrànwọ́ láti ọwọ́ olùṣètò ẹ̀rọ nígbàtí mo ní ìṣòro gan pẹ̀lú ẹ̀rọ mi, mó sì pé olùṣètò ẹ̀rọ láti béèrè ìrànwọ́ ko bá fi lè jẹ pé ko bá fi lè jẹpe ìsọ̀rí tí mo ń kojú ó di ntí ó yanjú.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe eré ìdárayá nítorí pé eré ìdárayá ó jẹ́ ǹnkan tí ó dára tó sì jẹ́ ǹnkan tó ṣe pàtàkì tó sì jẹ́ ohun kan tí àwọn onímọ̀ ìlera máa ń gbà wá níyànjú láti máa ṣe lóòrèkóòrè nítorí eré ìdárayá jẹ́ ọ̀nà kan pàtó tí a fi lè ní ìlera tó péye tó sì jẹ́ pé ó dára púpọ̀ láti máa ṣe eré ìdárayá lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà, ọgbà mi jẹ́ ọgbà kan tó tóbi díẹ̀ tí mo máa ń gbin ewébẹ̀ àbí ẹ̀fọ́ àti ata tí mo máa ń gbin sí. Tilési jẹ́ ọ̀nà kan láti dín owó ìnákú nítorí pé ohun owó tí ò ń ná tí ó fi lọ̀rà kan lọ́jà yóò dínkù, tokan jẹ́ pé wò ń bọ̀ sínú ọgbà mi láti tú láti gé láti já ẹ̀fọ́ àti láti já àwọn ewébẹ̀ àbí láti já ata àti àwọn nǹkan tí mo bá nílò láti dáná.

Ọ̀nà tí mo máa ń gbà pàrò ọkàn mi, òun ni pé nígbà tí mo bá ní ìṣòro, mo jẹ́ ẹnìkan to se pé mo nífẹ̀ẹ́ láti máa ṣe àbẹ̀wò sí etí òkun àti láti ṣe láti lọ jókòó níbi tó dákẹ́ rọ́rọ́ láti rorí. Eleyìí ní ọ̀nà tí mo máa ń gbà pàrọ̀ ọkàn mi, nítorí pé nígbà tí mo bá ti lo sí etí òkun àti tí mo bá ti lo sí ibi tí ó dákẹ́ rọ́rọ́ tí mo sì rorí, eleyìí yóò jẹ́ nǹkan tí yóò gbé mi ní ọ̀kàn sókè, tí ó sì jẹ́ kin pàrọ̀ ọkàn mi kíákíá.

Àlọ ti mo gbọ nígbà ewe òun ni alọ eku àti kinihun. Nígbà tí ebi ń pa kìnìún, kìnìún wá oúnjẹ tó yo jẹ káàkiri, ó sì rí eku kan, ó sì mú eku náà. Eku náà bẹ́ẹ̀ ko má pa ohun wípé ọjọ́ tó ń wú wúlò fún òun ń bọ̀ wá. Àmọ́ kìnìún wò ó, ó ní iwọ yì sẹ̀ kéré, ó léyọmi, ó bá a sí ku kalẹ̀. Nígbà tí ó yá, kìnìún jábọ́ sínú pápánpẹ́. Nígbà tó jábọ́ sínú pápánpẹ́, gbogbo àwọn ẹranko sì sa ohùn ò yọ́. Àmọ́ eku yìí ló lọ fi eyín rẹ̀ tó fi gé oku okun tó wà nídìí pápánpẹ́ yìí, tó sì tú kìnìún kalẹ̀. Tó wá sọ fún kìnìún pé ṣé o rántí nígbà tí mo sọ fún ọ pé n ó padà wú lo fún ọ lọ́jọ́ iwájú.

Àkókò ìkórè, ó jẹ́ oúnjẹ kan tí àwọn èèyàn máa ń ti tí ó máa ń dùn gidi gan-an nítorí pé àjọ̀dún ni ìkórè tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nígbàtí wọ́n bá ń dá iná ìkórè, yóò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni yóò dá á tó sì jẹ́ pe ọ̀pọ̀lọpọ̀ wọ́n náà jẹ́ ẹni tí ó mọ̀ náà oúnjẹ dá á tó sì dá ọ̀pọ̀lọ pá pọ̀ tán dá èròjà papọ̀ láti dáná yìí tó sì jẹ́ pé oúnjẹ yìí yóò máa ń ní àdùn gidi gan-an.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣisẹ́ ju wákàtí lọ nígbà míràn. Nígbà míràn mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, nígbà tí mo á sì ṣe ju wákàtí lọ, dandan ni kí ó jẹ́ pé wọn ó sinmi díẹ̀ nígbà ní ọjọ́ kejì kí n fi dí wákàtí tí mo ṣiṣẹ́ jùlọ. Eleyií ni ọ̀nà tí mo máa ń gbà ṣiṣẹ́ ju wákàtí lọ, bẹ́ẹ̀ni mo máa n ṣiṣẹ́ ju wákàtí lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Èròjà tí mo mọ́ tá mọ lò ní ilé iṣẹ́ mi ó pórìsíriṣìí. A máa ń lo èròjà flour, a sì máa ń lo butter, a máa ń lo yeast, a máa ń lo iyọ̀, a máa ń lo sugar. Àwọn èròjà wọ̀nyí ni àwọn èròjà tí a fi ń ṣe ìṣe búrẹ́dì tí a ń ṣe ní ilé iṣẹ́ mi tó sì jẹ́ ǹkan tí ó jẹ́ èròjà tí a gbọdọ̀ mọ tá máa lò ní ojoojúmọ́.

Rárá o, èmi kò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí ìgbàdọ́ àtọwọ́dọ́wọ́ tí ó bá ti jẹ́ ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, irọ́ máa ń kún fún irọ́ àti àyésọ. Eleyìí ló fà tí un o fi nígbà tí un fi nígbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Èyí tí mo ní ìgbàgbọ́ lé lórí, òun ni ikán tí mo wà ḿbẹ̀ àbí ikán tí mo ti ṣe ìwádìí tó kún tó péye fún le lórí kó tó di pé un o gbàgbọ́.

Nígbà tí mò ń ṣe project mi nígbà tí mo wà ní ilé ìwé tó sì jẹ́ pé ẹ̀rọ ayára bí àṣá mi tí ǹkan kan ò ṣe tẹ́tẹ́lẹ̀ ó sì, ó sì, ó sì bàjẹ́ lójijì tó jẹ́, tó jẹ́ kí n pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn isẹ̀ tí mo ti ṣe sórí rẹ̀. Eléyí ni ìgbà tí, nígbà tí ẹ̀rọ bàjẹ́ lójijì lọ́ju mi tó sì jẹ́, tó sì dá wàla lẹ́ torí gbogbo ohun tí mo ti fi oṣù, ọ̀pọ̀lọpọ̀ oṣù ṣe mo ti bẹ̀rẹ̀ láti lẹ́ẹ̀ ni.

Láńgùn lọ sí ìlú. Ó jẹ́ àwọn kọ̀kan tí a máa ń lo gun ní ibi tí ibùsọ̀ ìwọkọ̀ ìbẹ̀ la ti má a lọ wá àwọn ọkọ̀ yìí. Àwọn ọkọ̀ mìí náà àwọn ọkọ̀ yìí tó dára àwọn kan wà tí won ò dára. Àwọn kan wà tó tuntun, àwọn kan wà tió tuntun, àwọn kan wà tó ṣe pé àwọn ni tó ń wà wọ́n ẹni tí ó farabalẹ̀ ni wọ́n. Àwọn kan sì wà tó ṣe pé àwọn tí wọ́n wà wọ́n, wọ́n farabalẹ̀.

Mo ma n mu ò- lójúmọ́, ó pọ̀ tó liter márùn nítorí pé àwọn onímọ̀ ìlera máa ń gba ní'moran-níyànjú won si gbà wá ní ìmọ̀ràn. Wipé ó kéré yán, ká máa mu omi liter márùn ní ojúmọ́. Eleyi lo fa, ti emi na fi maa, ti mo fi pinu láti maa mọ liter márùn omi ni ojúmọ́. Ti o sì jẹ́ pé omi yìí ó dára gidi gan nítorí pé omi ni ó ku na- lo jẹ́ nǹkan tó dára jù nínú ohun mímu tó wà lọ́-aye.

Mo ní àwọn ìbátan tán gbígbà kiri lórí ilẹ̀ ayé àmọ́ ìbátan èyí tí ó ń gbé lọ́nà jíjìn jù, òhun ni ẹ̀gbọ́n ti akọ́kọ́, akọbi ìyá mi tó jẹ́ ẹ̀gbọ́n mi, to dàgbà jù, òhun ló ń gbé ní ìlú Canada, tó sì jẹ́ pé láti lọ Canada láti orílẹ̀ èdè tí mo wà, ó máa ń gbà tó ìjọ́ méjì. Elé yìí ni ìbátan mi tó máa ń gbé, tó ń gbé lọ́nà jíjìn. Ọ̀nà tó à ń gbà máa ń sọ̀rọ̀ ni ká sọ̀rọ̀ lórí fóònù tàbí ká sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí Twitter àbí WhatsApp àbí, àbí ká sọ̀rọ̀ lórí Telegram àbí àwọn ẹ̀rọ ayélujára tóku.

Àjò mi láti ilé lọsi ibí iṣẹ́, ó má ń gba mi ní wákàtí kan nígbà mìíràn tí mo bá rìn, a mo ti mó bá wọ mọ́tò, ó man gba mi ní iṣẹju mẹ́ẹ̀dógún. Iṣẹju mẹ́ẹ̀dógún ló má ń gba mi nígbàtí mo bá ti mo bá wọ mọ́tò, àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń rìn, nítorí pé ìrìn jẹ ọ̀nà kan láti gba seerẹ ìdára yá, èyí ló fa tí mo fi má ń rìn láti ìle lọsi ibi iṣẹ́.

Parlor mi tóbi tó iwọn ese ọgọrun méjì ti n je egba. Ilé mi tóbi tó ìwọ̀n ẹsẹ̀ lọ́nà ìgbà tó sì jẹ́ pé yàrá tó wà níbẹ̀ ó tó mẹ́fa. Yàrá ìgbàlejò, yàrá ìkàwé ló tóbi jù àti yàrá ìdáná, yàrá ìjẹun, yàrá tí mo ń sùn àti yàrá tí ìyàwó mi ń sùn àti yàrá méjì tí àwọn ọmọ mi ń sùn. Elé yìí ni bí ilé mi ṣe rí.

Ọjà tuntun yóò jáde ní ọjọ́ ajé. Nítorí ọjọ́ ajé ni a máa ń kó ọjà tuntun wá sí ilé iṣẹ́ wa, tó sì jẹ́ pé ọjọ́ ọjọ́ ajé ni ọjà tuntun máa ń jáde nígbà tí, nítorí àwọn oníbàárà wa sì ti mọọ gẹ́gẹ́ bí àṣà wípé ní ọjọ́ ọjọ́ ajé ọjà tuntun o jáde, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n wá, ti won o wá tètè wá ra tí wọn ní ọjọ́ ajé. Ni àárọ̀ kùtùkùtù lọ́jọ́ ajé, ọjọ́ ajé ni ọjà tuntun maa ń jáde ní ilé iṣẹ́ wa.

Ọkọ̀ tí mo mọ wọn pè ní elo farm tí ó wà nílú Ìbàdàn oko yi ni mo mọ tí ó tóbi jù nitoripe moti wo be rí mosi ti lọ ra ohun mo ti lọ ra ǹkan be rí. Mo sì ti rí káàkiri oko yìí rí. Ó jẹ́ kí n gba pé oko yìí ni oko tí ó tóbi jù tí mo mọ̀ tó sì jẹ́ pé ó wà nínú àwọn oko tó tóbi jù nínú orílẹ̀ èdè tí mo wà.

Ìgbà tí mo kẹ́yìn sunkún, òhun ni ìgbà tí bàbá mi tí ó ṣe dé di olóògbé. Ìgbà tí mo kẹ́yìn sunkún gbẹ̀yìn nítorí ijọ́ tí bàbá mi di olóògbé, ìhun ẹkún gbọn mí tó gbọn mí gidigan tí mo sì sunkún gidigan. Nítorí pé èmi kò o sábà sunkún, àmọ́ ìfẹ́ tí mo ní sí bàbá mi kò gba mí láyè láti mọ sunkún níjọ́ tí bàbá mi di olóògbé. Eléyìí ni ìgbà tí mo sunkún kẹ́yìn.

Ènìyàn tó wà ní agbègbè mi woń tó ọgọ́rùn ún márùn ún, tó sì pé èyí tí mo mọ̀ nínú wọn kò lè ju ọgọ́ta lọ tí mo mọ̀ nínú àwọn ènìyàn yìí, nítorí pé èmi jẹ́ ẹnìkan tí won ò nífẹ̀ẹ́ sí láti má a wá ènìyàn púpọ̀ ló fàá tí n ò fi mọ̀ ju ọgọ́ta lọ nínú àwọn ènìyàn tí ó wà ní agbègbè mi, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀wọ́n ló mọ̀ mí, tose pé nígbà mìí ẹlomìí yóò ki mi tí èmi ò sì ní ìdámọ̀.

Bẹ́ẹ̀ni, oúnjẹ mi má ń yípadà ní àkókò kan nínú ọdún nítorí pé nínú ojo oúnjẹ tí mo má ń jẹ má ń yípadà. Nitoripe oúnjẹ mọ pọ̀ nínú ojo tí àwọn tuntun sì wa loje kí oúnjẹ má yípadà. Nínú ojo oúnjẹ tí mo má ń jẹ ó má ń yípadà gidi gan nítorí pé wọn ò ní àǹfààní láti ṣe àṣà yàn onírànran oúnjẹ tí mo fẹ jẹ nínú lásìkò òjò.

Kíkọ́ ekọ́ lórí fóònù àti àbí kọ̀mpútà jẹ́ ǹkan tí ó ti gbajúmọ̀ ní àkókò tà wá yíi tó yàtọ̀ sí ìgbà tí tó yàtọ̀ sí ayé àtijọ́. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹkọ́ ò ṣe kọ́ láìse pé ẹeyan bá lọ sí yàrá ìkàwé láti lọ kọ́ ẹ̀kọ́. Àmo là ákókò tàwáyí, ó ti rọrùn láti kọ́ ẹ̀kọ́ látori ẹ̀rọ fóònù fóònù àti ẹ̀rọ kọ̀ erọ̀ ayé kọ̀mpútà taǹ pe ní ẹ̀rọ ayára bí àṣá.

Bí mo ṣe mọn mọ ẹni tí mo lè gbẹ́kẹ̀lé nínú ọkàn mi, ó lẹ́je pé ẹni tí ó bá ní ootọ sí mi, tó sì jẹ́ ẹni tí ó ní itẹ̀ríba, tó sì jẹ́ ẹni tí ẹnu rẹ̀ bo. Àwọn irú èèyàn báyìí ní àwọn èèyàn ti ó ṣe gbẹ́kẹ̀lé, torí tí o bá fi ọ̀rọ̀ sí wọn lọ́wọ́, kó ọ̀rọ̀ náà kò ní jáde síta. Ìdí léléyií tí mo fi ríi jẹ́ pé àwọn ẹni tí ẹnu tí wọ́n ní tẹ̀ríba, tí wọ́n sì ti wọn rojọ púpọ̀, àwọn ni ó ṣe gbẹ́kẹ̀lé, ti wọn sìn parọ.

Bẹ́ẹ̀ni mo ní àgbàlá òjò. Àgbàlá òjò ni ìgbà tí òjò bá rọ̀, ibi tí mo ti máa ń gbin àwọn nǹkan sí nínú òjò lórí ilẹ̀ àgbàlá òjò. Bẹ́ẹ̀ni mo ní àgbàlá òjò tó sì jẹ́ pé tí ọjọ́ bá ti rọ̀, mo máa ń gbin àwọn onírúurú oníràn-ran ẹ̀fọ́ àti àwọn ewébẹ̀ oníràn-ran síbẹ̀ tó sì jẹ́ pé eléyìí yóò ṣe, yóò ṣe, yóò dín ìnáwó kú tí yóò sì gbà mí láyè láti jẹ àwọn ohun, ohun, ohun ẹ̀fọ́ tútù.

Mo n lọ nígbàtí mo bá fẹ́ wa nìkan. Mo níìfẹ̀ láti lọ sí etí òkun àbí láti lọ sí etí odò tí ó bá súnmọ́ mi. Mo sì níìfẹ̀ láti lọ wà ní ibi tó bá dákẹ́ rọ́rọ́ bíi inú igbó. Àwọn ibi wọ̀nyí ni ibi tí mo máa ń wà, tí mo máa ń fẹ́ láti wà nígbàtí mo bá fẹ́ dá wà nìkan. Ìgbà ti mo si mọ n fẹ dawa nìkan o maa n to ìgbà mẹwa laarin oṣù nitoripe mo nílò láti rori láti tẹ̀síwájú nínú ìgbésí ìrìnàjò ìgbésí aye mi.

Tí mò ń rìn lọ, ó jẹ́ ọ̀nà kan tí ó tó so mí pọ̀, tó so agbègbè mí pọ̀ mọ́ àwọn agbègbè tókù. Ọ̀nà yìí sì ni kò sí bí mo ti fẹ́ jáde tí mò ń gbà ọ̀nà yìí, nítorí ọ̀nà kan ló so agbègbè mi papọ̀ mọ́ agbègbè tókù tó sì jẹ́ pé mo máa ń rín ọ̀nà yìí. Tó sì jẹ́ pé tó bá rìn ọ̀nà yìí, mo máa ń gba ọ̀nà yìí ní ó kéré ní èèmejì àbí èẹ́mẹta ní ojúmọ́.

Gbogbo gbọnagbejeje tí mo nífẹẹ jú nínú yàrá mi, gbọnagbejeje tí ó jẹ́ ni gbọnagbejeje torí pé tó bá di nínú ooru, o lè, o lè múlẹ̀ tútù. Tó bá di nínú òtútù, o lè múlẹ̀ lọ́wọ́rọ. Àwọn gbọnagbejeje yìí ni gbọnagbejeje tí mo nífẹẹ títúnjú kó wà nínú yàrá mi nítorí eléyìí yóò wúlò fún mi nígbà ooru, yóò sì tówó fúlò fún mi nígbà òtútù tó sì jẹ́ pé yóò jẹ́ kí i ní àlàáfíà tọ́pẹ́ye.

Ìgbà tí mo kẹ́yìn fọ ní ọjọ́ kẹta oṣù tóòṣù tí ó lọ yìí, ìgbà tí mo lọ ṣe ìrìn àjò lọ sí ìlú Àbújá láti Ìlọrin, tí ó sì jẹ́ pé mo lọ sí pápá ọkọ̀ òfurufú tí ó sì jẹ́ pé mo ré láti wọ ọkọ̀ òfurufú láti ìlú Ìlọrin lọ sí ìlú Àbújá elénìí gbà tí ó kẹ́yìn tí mo fò ní kẹ́ tí mo fò kẹ́yìn.

Ohun tí àwọn ọmọdé ń kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn ni bí a ṣe ń ṣe ìgbésí ayé, wọ́n sì ń kọ́ àṣà àti àṣà àti ọgbọ́n. Wọn ko ọ̀pọ̀lọpọ̀ ọgbọn ni ọdọ àgbàlagbà to sí je pe àpẹẹrẹ réré loye ka fi kalẹ̀ nítorí ka kọ wọn ni nkan ti o dára ọ̀nà ti ọ gba ti a fi se kan dáradára ọ̀nà ti a n gba láti tẹriba fún àgbàlagbà. Àti ọ̀nà tí a ń gbà láti bá àwọn èèyàn ṣe àti ìwà tó dára.

Pàdé ẹni tí kò si mọ́ ẹni tí wọn jẹ ni yóò jẹ́ ìyá ìyá mi nítorí ìfẹ́ tí ìyá ìyá mi fi tó fún mi nígbà tí mo wà ní kékeré àti bí asejọ basejọ súnmọ́ ara tó nígbà tí ó wà láyé eléyìí jẹ́ kí n nífẹ̀ẹ́ ìyá ìyá mi tí mo bá pàdé ẹnìkan ẹni tí ó máa jẹ́ òun ni ẹni tí kò si mọ́ kan ìyá ìyá mi ló máa jẹ́.

Igbẹ́ ayé máa n yípadà sí dáradára nígbàtí ẹyan bá kó lọ sí ìlú ńlá nítorí pé ojú yóò là, ìyó sì ní ìyó sì ní àyè láti lo àwọn ohun amáyédẹrùn gẹ́gẹ́ bí ẹ̀rọ ayélujára, ẹ̀rọ ayárábíàṣá tí ó sì ní àyè láti lo oríṣìíríṣìí àwọn nǹkan amáyédẹrùn tó sì jẹ́ pé ojú èèyàn ó là, èèyàn o sì ní àyè láti rí àwọn nǹkan tuntun tí èèyàn ò tìí rí rí.

Àlọ́ àpamọ̀ ní àlọ́ kan tí a máa ń pa, tí a fi máa ń kọ́ àwọn ọmọ kekeke ní ẹ̀kọ́ ní ilẹ̀ Yorùbá, tó sì jẹ́ pé àlọ́ yìí tí wọ́n bá ti pa, wọ́n retí kí ó sọ ìdáhùn sí, sí ìdáhùn rẹ̀ sì gbudọ̀ jẹ́ ìdáhùn tí yóò bá ohun tán ṣọ mu. Gẹ́gẹ́ bí i kan ní "àkùkọ baba mi láíláí, àkùkọ kanbaba láíláí, owó ní jẹ, kì í jàgbàdo kí ni?" Eleyìí ni àwọn àlọ́ àpamọ́ tí eeyan sì gbudọ̀ dáhùn sí irú àlọ́ yìí.

Iṣẹ́ ọwọ́ ìbílẹ̀ pọ̀ ló níranran ní ilẹ̀ Yorùbá. Àmá àwọn iṣẹ́ ìbílẹ̀ tó gbajúmọ̀ jù, àkọ́kọ́ òun ni ọlọ́mọ̀. Ọlọ́mọ̀ ni àwọn tí ó mọlé. Ẹlẹ́ẹ̀kejì ni alágbẹ̀dẹ. Àwọn tí ó ń rọ àdá, rọ orin, rọ ọkọ́, rọ̀ban, àwọn ni alágbẹ̀dẹ. Ẹlẹẹkẹta ni gbẹ́gi, agbẹ́gi, gbẹ́gi. Àwọn agbẹ́gi ni wọ́n máa ń gbẹ́ odó, tí wọ́n sì máa ń gbẹ́ oníràran, tí wọ́n fi gé gbẹ́ oníràran kan tí a lè fi ṣe ẹ̀ṣọ́ àbí tí a lè fi ṣe ẹ̀ṣọ́ sílẹ̀.

Ìrìnàjò tí mo rántí láti ìgbà èwe òun ni ìrìnàjò tí èmi àti ìyá bàbá mi ti à rìn láti, tí ìrìnàjò tí a ṣe láti ìlú Ìbàdàn lọ sí ìlú Ìlọrin ní, nígbà náà, nígbà náà tó sì jẹ́ pé ohun, ohun tó jẹ́ kí n rántí ìrìnàjò yìí ni bí ìrìnàjò náà ṣe lọ àti tí a lọ ṣe láti ìlú Ìbàdàn ní ìlú Ìlọrin.

Bẹ́ẹ̀ni wọ́n béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Wọ́n ní "Àbẹ̀rẹ̀ ọ̀nà kò ní ṣíná." Èléyìí ló fa tó fi jẹ́ pé nígbà tí mo bá lọ sí agbègbè tí ò ń kí ń ṣe agbègbè mi, èmi máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn tó bá wà ní agbègbè náà láti tọ́ mi sọ́nà láti dé ibi tí mò ń lọ. Àmọ́ tí mo bá fẹ́ béèrè ọ̀nà, mo máa nífẹ̀ẹ́ láti béèrè ọ̀nà lọ́wọ́ àwọn awakọ̀ àbí agbọn alùpùpù.

Fi fowó ránṣẹ́ sílẹ̀, ó jẹ nǹkan ti o ṣe pàtàkì tó sì ṣẹ kókó. Ọ̀nà ti mo máa n gba fi owó ránṣẹ́, oun ni láti lo ilé ìfowópamọ́. Ile ìfowópamọ́ mò ń gbà fi owó ránṣẹ́, ni ìfowópamọ́ yi si ni owo wà ní onírànran, èyí ti o wa lórí ẹrọ ayélujára, ó wà. Àwọn èyí ni mò má n lò nítorí wọn ò nílò láti ṣẹ̀ṣẹ̀ wọ ilé ìfowópamọ́ láti fi owó ránṣẹ́.

Àkókò, àkókò tí mo se ago ijí mi sí ni ago mẹ́rin àárọ̀, ago mẹ́rin ìdájí ni mo se àkókò ijí mi sí, nítorí ti tètè jí yóò fún mi láńfàní láti gberadi láti àti láti se àwọn àkọsílẹ̀ ohun tí mo fẹ́ ohun ojúṣùn mi ní ọ fún ọjọ́, ọjọ́, fún ọjọ́ náà. Eléyìí ló fàá tí mo fi fi àkókò ijí mi si ago mẹ́rin.

Ọ̀nà tí mo gba tí mo fi dé ibi tí mowa nisin oun nipe mogba ìmọ̀ràn lọdọ ọrẹ mi kan tonipe kí n kọ nípa biwọn ṣe ń tún ẹrọ ayélujára àti ẹrọ ayárabíàṣá ṣe, tó sì jẹ pé mogba ìmọ̀ràn náà tí mo sì lò ìmọ̀ràn náà tí mo ṣiṣẹ́ tọ̀. Mosi ọ̀pọ̀lọpọ̀ àsìkò láti kọ àwọn kíni yìí ṣe ń sisẹ àti ọ̀nà tan ń gba tún wọn ṣe, tó sì gbémi dé ibi tí mo dé ní òní. Àbámọ̀ tí mo kọ́ ni pé mi ò tètè, tí mo kà nipé mi ò tètè kọ́ nípa àwọn ǹnkan wọ̀nyí.

Àwọn idojuko ti ó wà ní ibi àwọn iṣẹ́ mi ni pé, nǹkan ní ibi iṣẹ́ mi, nǹkan tètè mọ yí padà tó sì jẹ́ pé eeyan gbọdọ̀, eeyẹn o gbọdọ̀ sínmi tí ẹ̀eyan bá fẹ́ bà ìgbà mú tí ẹeyan sì fe bá àsìkò mú, eeyan gbọdọ̀ maa k'ekọ̀ ní ojoojúmọ́, ní ojoojúmọ́ ayé, eeyan gbọdọ̀ maa k'ẹ́kọ̀, ìdojúkọ ẹyọ kan tó wà níbi iṣẹ́ tí mò ń ṣe ní eléyìí.

O, èmi kò kí ní ìrora nígbà tí mo bá wà níwájú ìyẹn tí mo bá ń sọ̀rọ̀ nítorí pé akẹ́kọ̀ọ́ olùkọ́ ni mí tí ó sì ń kọ́ àwọn ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ tí mò ń kọ́ àwọn ènìyàn ní iṣẹ́ eléyìí kò fa ìrora kankan fún mi tí ó sì fa ìnira kankan fún mi tí ó sì jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fi àyè sílẹ̀ láti kọ́ eeyàn ní ẹ̀kọ́ eléyìí kò fa ìrora kò sì fa ìnira kankan fún mi rárá bó ti wulẹ ó mọ.

Ní títa ní àṣalẹ, ó jẹ́ ohun kan tí ó gbajúmọ̀ káàkiri àgbáyẹ́ nítorí pé èèyàn fẹ́ fí ọrọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn alábàgbé eeyan àtàwọn mọ̀lẹ́bí eeyan, tó sì jẹ́ pé ní ohun ti ọ̀pọ̀lọpọ̀ àwọn eeyan má n sábà n ṣe, òun ni láti jókòó síta. Láti sọ àwọn ǹnkan yìí kó tó di àkókò tí wọ́ n o sùn, tó gbajúmọ̀ jù ni, nítorí wọ́n o fẹ́ sọ ní ipejọ pẹ̀lú àwọn ẹbí àti ará àti àwọn ọ̀rẹ́ wọn.

Mo mọ̀ bí a ti ń se dáadáa, ohun ni ẹ̀wa. Ẹ̀wà jẹ́ oúnjẹ kan tí ó ṣòro, tí ó ṣòro láti sè nítorí pé ohun tó nílò nì láti wá ẹ̀wà láti rí kọkọ tó fi sè àti omi gbóná àti iná. Kò sí gbé ká'ná, kó da ewà sórí iná, bú ata, bú ò'bú ko sì fi iyọ̀ sí. Kò gé àlùbọ́sà tó pọ̀ sí, tó bá ti jinná kó fi ata àti epo sí. Lóbà dé lẹ̀, ẹ̀wà ni oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí tí ó sì jẹ́ pé òun náà ni mo mọ̀ se dáadáa.

Bi mo se ma n mu omi ni ojojumo oun nipe mo ma n mu to liter márùn ni ojoojúmọ́. Bí mo sì ṣe máa ń rántí, òun ni pé n o rọ̀ ọ́ mi sínú lítà tí wọ́n sì rí pé mò mú tán kíle to lítà márùn-ún tí wọ́n sì rí pé mò mú tán. Àwọn tó si ibi tí mo ti gba ìmọ̀ràn yìí lọ́dọ̀ àwọn onímọ̀ ìlera tí wọ́n sọ fún wa pé mímu omi ó dára fún ìlera wa ká sì mọ̀ ripé a ń mu tó lítà márùn-ún lójúmọ́.

Tí àwọn ènìyàn máa ń gbà ranra wọn lọ́wọ́ ní àkókò ìṣòro oríṣiríṣi ní, nígbà míràn wọn a fi owó ranyan wọn lọ́wọ́, nígbà míràn wọn a fi ìmọ̀ran ranyan lọ́wọ́, nígbà míràn wọn a fi agbára ranyan lọ́wọ́. Àmọ́ gbogbo àwọn ọ̀nà yìí ni ọ̀nà tí àwọn ènìyàn máa ń gbà ranyan lọ́wọ́ ní àkókò ìṣòro ọ ni.

Ohun tí mo máa ń sọ fún àwọn ènìyàn tí àwọn àlejò tí wọ́n bá wá fún tọ̀ọ́fọ̀ bá ti ó wá láti ọjọ́ iwájú nípa òní, òní pé láti sọ fún wọn pé òní wọn ni yóò sọ bí ọ̀la wọn ṣe máa rí, kí wọ́n rí pé àwọn ṣì òní dáadáa, àwọn ń lo àkókò wọn lónìí kí wọ́n lò fún nǹkan tí ó dára nítorí bí tí wọ́n bá ṣe lo àkókò wọn lónìí ni yóò sọ bí ọjọ́ iwájú wọn yóò ṣe rí. Eléyìí ni ìmọ̀ràn tí mo máa ń fún àwọn tí ó bá wá fọ́dọ̀ mi fún ìmọ̀ràn.

Ọ̀rọ̀ tí mo máa ń sọ nígbà tí mo bá ń kí àwọn ẹ kú oríire ò ní pé kò ní jẹ́ òpin, kò ní jẹ́ òpin fún wọn, tó sì jẹ́ èyí tí ó jẹ́ ìmọ̀ràn fún wọn láti jẹ́ pé kán múra sí nǹkan tí wọ́n ń ṣe dáradára láti fi ìrírí ṣe oríire tó ju èyí tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí lọ. Eleyi ní ọ̀rọ̀ tí mo, ìmọ̀ràn tí mo máa ń sọ fún wọn láti tẹ̀síwájú, láti má kọrẹ́wẹ̀sì ọkàn, láti tí má rí pé òpin ọ̀rẹ́ leyí tí àwọn ṣe yìí.

Kí àwọn èèyàn gbà dábò bo ara wọn lọ́wọ́ ẹ̀fọn, ó pọ̀ gidi gan. Ọ̀nà àkọ́kọ́ òun ni pé kí wọ́n gé gbogbo koríko àti ohun tí ó wà lágbègbè wọn, kí wọ́n sì ríi pé àwọn kò gbogbo ìdọ̀tí àwọn gbá gbogbo ìdọ̀tí ohun tí ó wà ládùúgbò wọn, kí wọ́n sì ríi pé omi ò dárugún ládùúgbò wọn. Lẹ́yìn ìgbà náà, kí wọ́n fín pẹ̀lú ògùn ẹ̀fọn, kí wọ́n sì máa sùn sínú àpò ẹ̀fọn ilé ní ọ̀nà láti dáàbò bo ara wọn lọ́wọ́ ẹ̀fọn.

A máa sọ ìtàn ìdílé wa, òun ni pé a tan aya láti ẹni tí wọ́n ń pè ní Ọbalufon. Ọbalufon jẹ́ ọ̀kan lára àwọn alágbára ilẹ̀ Yorùbá lọ́jọ́ tó ti pẹ́ tó sì jẹ́ àwọn ni àwọn bàbá ńlá bàbá wa tí wọ́n tẹ, tí wọ́n tẹ ìlú kan tí wọ́n ń pè ní ìlú isudùni tó jẹ́ pé n tí wọ́n máa ń ṣe ní ìlú Isúdùni n òun ni ká ń rọ ọkọ́, ká ń rọ àdá, ká ń rọ.

Ọ̀hun tẹ́lẹ̀tẹ́lẹ̀, eeyan gbọdọ̀ dé ibùsọ̀, eeyan gbọdọ̀ dé ọjà, eeyan gbọdọ̀ dé ibi tí wọ́n ti ń ta ǹkan, ẹeyan gbọdọ̀ dé gbọ̀gán tan tí ń ta ǹkan. Àmọ́ lásìkò tàwà yìí kò sé dándan láti dé ọjà àbí láti dé gbọ̀gán tan ti n ta ǹkan kí èeyàn tó ra ǹkan. Nítorí pẹ̀lú fóònù èèyàn àbí ẹ̀rọ ayára bí aṣa tò ní ẹ̀rọ ayélujára nínú, eeyan lè ra nǹkan lálàí dé ọjà àbí láti dé gbọ̀gán tí ń ta nǹkan.

Ọ̀nà tí mo máa ń gba ìyàn ẹ̀bùn, ó ní í ṣe pẹ̀lú ìgbà àti àkókò àti irú nǹkan tí mo fẹ́ tu torí mo fẹ́ tún rẹ́ra ẹ̀bùn lómi ni yóò sọ irú ẹ̀bùn tí mo fẹ́ rà àti irú ẹ̀bùn tí, irú ẹ̀bùn tí mo fẹ́ gba àbí irú ẹ̀bùn tí mo fẹ́ gba. Eléyìí ni ìgbà àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àti nǹkan tí mò ń, àti nǹkan tí mò ń tàlá tí mò ń ṣe àjọyọ̀ lórí rẹ̀ ni ó túnmọ̀ ni ó sọ irú ẹ̀bùn tí mo ń yàn.

To ma ń mú inú mi dùn ní kódà bí ní ọjọ́ tí kò dára, òun ni ìṣẹ́ mi. Wíwà láyé, wíwà laáyé láláfia ara, wíwà láyé, wíwà laáyé láláfia ara. Ó jẹ́ ǹkan tí ó ṣe kókó tó sì máa ń mú inú mi dùn nígbà- kódà, nígbà ní ọjọ́ tí kò dára. Nítorí pé kò sí bí eeyan ṣe fẹ́ wà láyé tí o ní ní ọjọ́ tó dára àti ọjọ́ tí kò dára. Amo wíwà láyé. Ó jẹ́ ǹkan tí èèyàn gbọdọ̀, tó gbọdọ̀ mú inú èèyàn dùn, tí èèyàn tun gbọdọ̀ kí ẹ̀eyan si gbọdọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún.

Ibi tí mo fẹ́ padà sí, àmọ́ kì í ṣe àkọ́kọ́ yìí, nígbà tí mo bá dàgbà, tí mo bá dògbó nínú ìgboro, ibi tí mo fẹ́ padà sí, òhun ni abúlé tí abúlé wa, abúlé wa n mo fẹ́ padà sí nítorí pé nígbà tí àgbà bá dé, un ò ní ní agbára àti okun láti le lo. Ìṣẹ̀mí tí ìṣẹ̀mí ìgboro láti lè torí ìṣẹ̀mí ìgboro ó bèrè fún agbára àti nítorí fún ìrìnkòrin ìdò, àmọ́ ìṣẹ̀mí oko kò lè lò agbára tó pọ̀ láti fún ìrìnkòrin ìdò.

Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ẹ máà ń gbà bá àwọn ibàtàn èèyàn tó ọ̀nà bá jín sọ̀rọ̀, tó sì jẹ́ pé àwọn ibàtàn kan wá tó jẹ́ pẹ́ ẹ lè má ríra yín fún ọdún tọ́pẹ́. Àmọ́ ìpè fídíò tí yí ǹkan padà, ẹ lè rí ra yín nígbà tí o bá wù yín láti lò ìpè fídíò, tó sì jẹ́ wípé àwọn ibaatan tí ọ̀nà bajin o nílò láti pè wọn, láti rí rayin tí ọ̀nà bá jìn láti sọ̀rọ̀ láti rí rayin. Kò ṣẹ̀ṣẹ̀ nílò pé kí ẹ ríra kí o lọ sí ibi tí wọ́n bá wà.

Òun tí mọ́ sọ fún mi rárá nígbà tí mo wá pé ogún ọdún ni pé a mo ní láti, mo ní láti fi kún iṣẹ́ ọwọ́ mi nítorí pé ọ̀nà, ọ̀nà tí mo ń lọ ó jìn mo sì ní láti, mo ní láti fi kún iṣẹ́ ọwọ́ mi láti sì ṣe yàrá, ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe lákòókò nítorí pé bùkátà kò ní pẹ́ dé. Àwọn nǹkan tí mo mọ so fúnra mi nígbà tí mo pé ogún ọdún.

Òògùn tí a máa ń lò ní ilé wa ni oògùn apanu. Oògùn apanu jẹ́ oògùn kan tí ó wà ní ilẹ̀ Yorùbá tí a máa ń lò tó ṣé pé kò ní jẹ́ kí àìsàn má dà mú ènìyàn. Oògùn yìí ni àwọn bàbá ni tí ó dá a jù lọ́wọ́. Ó ṣe é jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn a ò mọ ìdí rẹ̀ mọ́. Àwọn èyí tí wọ́n ti ṣe kalẹ̀ là ń lò ti tí ìsin, tósi jẹ́ pé kò sí ọmọ tán lebi nínú ilé wa tí yóò má ṣe àìsàn, yóò má ṣe àìsàn wọ ní gbogbo ìgbà.

Ti mò ń máa ń jẹ ní ọ̀sán, òun ni oúnjẹ tí ó wúwo díẹ̀ ni oúnjẹ tí mò ń máa ń jẹ ní ọ̀sán. Nítorí pé oúnjẹ àárọ̀ mi, o jẹ oúnjẹ kan tí ó kì í n ti oúnjẹ gidi kan lọ̀ rẹpẹtẹ. Àmọ́ ní ọ̀sán, mò ń máa ń jẹ oúnjẹ tó wúwo bíi àmàlà, ẹ̀bà, iyán àti rice, ẹ̀wà àbí nígbà mí kó jẹ́ fùfú àwọn oúnjẹ tí mò ń máa ń jẹ ní ọ̀sán ni.

Àṣa àtijọ́ temi ma n ṣe, òun ni àṣa ẹkún ìyàwó. Àṣa ẹkún ìyàwó jẹ́ àṣa kan tó ti pẹ́ gidi gan, tó sì jẹ́ pé ẹbi mi ma n ṣe àṣa yìí títí di òní. Nígbà tí a ma n sin mọ́ lo ile ọkọ, àbí tí a bá n fẹ́ obìnrin wọlé wá sílé wa, obìnrin yìí ó gbudo sun ẹkún ìyàwó kó tó di pé a ó gbaá gẹ́gẹ́ bí ìyàwó àbí kó tó di pé a ó fi lé ọkọ lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ aṣọ búrà wúrà nígbà tí mo bá sùn. Nítorí pé fífa aṣọ búrà yóò dènà òwú tútù tí ó sì dènà àwọn eruku kí eruku dá síyan ni ara, ó sì tun màá dáàbò bò yán lọ́wọ́ ẹ̀fọn. Bẹ́ẹ̀ni mo máa ń lo aṣọ, mo máa ń fi aṣọ búrà nígbà tí mo bá sùn, nítorí pé mo rí i pé ó ṣe kókó tó sì dára gidi gan.

Mo jẹ́ eǹikan ńlá tó nífẹsí láti máa pín oúnjẹ jẹ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn ojulumo mi nítorí pé wón ní àdánìkanjẹ, dadakú. Eleyìí ló fàá tó jẹ́ pé mo ń pín oúnjẹ jẹ pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn nítorí pé èmi kò nífẹ̀ẹ́ láti má a dá oúnjẹ jẹ ò ko ní dùn lẹ́nu mi. Àmọ́ ti n bá jẹ oúnjẹ pẹ̀lú àwọn èèyàn, oúnjẹ náà gbọdọ̀ wá sílẹ̀ kí ó sì kúnlẹ̀ tó yóò dùn lẹ́nu mi.

Ko pa lórí mi gidi, òun ni àwọn òbí mi méje, àwọn òbí mi méjèèjì kò ipa gidi nínú ìgbésí ayé mi, tiwọn tọ mí láti kékeré tí mo fi dàgbà, wọ́n nawò le mi lórí, wọ́n rán mi lọ ilé ìwé alakọ́bẹ̀rẹ̀, ilé ìwé secondary school wọ́n sì ranmi lọ ilé ìwé gíga tí ó sì jẹ́ pé wọ́n bọ̀ mi, wọ́n ra aṣọ fún mi, wọ́n tọ̀ mí títí dé ibi timo fi dé yìí. Àwọn méjèèjì yìí, àwọn òbí mi méjèèjì, àwọn náà ní ipa tó lórí mi gidigidi.

Lẹ́nu ijó mẹ́ta yí, ojú ọjọ́ tutù káàkiri ní agbègbè GRA ìlú Ìlọrin nítorí pé ojo rọ̀ gidigan láwọn agbègbè yí tó sì jẹ́ pé ojú ọjọ́ tutù tó sì jẹ́ pé àwọn ará àdúgbò náà ń bẹ̀bẹ̀ fún òrùn kó yọ. Nitoripe ojú ọjọ ti gbóná nisin o ti pe gan idi leleyi tofi je pe ojú ọjọ tutu káàkiri ni gbogbo ibe.

Ọ̀rọ̀ tí mo fẹ́ràn láti sọ nítorí pé ó kán dùn létí, òhun ni pé nígbà tí mo bá ń bá àwọn obìnrin sọ̀rọ̀, mo nífẹ̀ẹ́ láti má a bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tí yóò gba fọ́ ọkàn wọn ní ọkàn láti gbọ́ títẹmi. Eleyìí ni àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ràn láti má a sọ nítorí pé ó kán dùn l'eti nítorí pé kò ní ìtumọ̀ kankan, èmi kan sọ tèmi ni.

Bẹ́ẹ̀ni, mo ma n pa owó pamọ́ nítorí pípa owó pamọ́, ó jẹ́ ọ̀nà kan láti jẹ́ kí láti fi dènà, fi dènà àròwóná nígbà ní pàjáwìrì nígbà tí mo bá nílò owó ní pàjáwìrì. Idi leleyìí tí mo fi mọ n pa owó pamọ́ fún ọjọ́ lilo lọ́jọ́ iwájú ti eleyi sì jẹ́ ohun kan tí ó dára nítorí pé àwọn onímọ̀ owó, wọ́n má a n gbà wá ní iyanju láti máa fi owó pamọ́.

Ìwé odò jẹ́ ìwé kan tí ó ṣe pé ènìyàn gbudò kọ́ bi won se wẹ̀ ẹnikẹ́ni kò kàn gbudò kó sódò láti sọ pé òun fẹ́ wẹ̀, ó gbudò ti jẹ́ pé ó ti lo àmo ye ọjọ́ láti kọ́ bí wọ́n ṣe ń wẹ̀ nínú odò, tósí jẹ́ pé ìwẹ́ odò ó jẹ́ ǹkan tí a máa ń kọ́, ó jẹ́ ǹkan tí a máa ń mọ̀, ó sì jẹ́ ǹkan tí ènìyàn gbudò farabalẹ̀ kọ́ dáradára, nítorí tí ẹyan bá sásísé, ò lè jásikú.

Tí ọ̀rọ̀ làwọn ọ̀dọ́ ń lò, lóro tuntun tán lò, àmọ́ tí kò yé mi, ara rẹ̀ ni kẹ́ ní ìyẹn ti fura, èmi ò mọ̀ túmọ̀ kẹ́ ní ìyẹn ti fura. Amoo lásìkò taa wayi ọ̀pọ̀lọpọ̀ àwọn odo na n lo, ti won yio si wo eyan sunsun ti won oni ẹni náà ti fura tàbí kan ni àwọn ti fura. Ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ tí mo, tí wọ́n lò nísìínyi, tí èmi kò mọ̀ túmọ̀ rẹ̀, tí ó sì mọ̀ bí a ṣe fẹ́ fi ṣiṣẹ́.

Ọ̀pọ̀lọpọ̀ ohun èlò orin ló pọ̀ ní ìbílẹ̀ là ní nílẹ̀ Yorùbá. Àmọ́ nínú wọn, ohun kan ni a ní ṣẹ̀kẹ̀rẹ̀, a ní ìlù gángan, a ní bàtá, a lo mele, a ní sákárà, a tun ní, a tun ní, a ní sákárà, a ní, a ní ọ̀pọ̀lọpọ̀, a ní, a ní ọ̀pọ̀lọpọ̀ èlò tí a má n fi kọ orin ìbílẹ̀ dáradára.

Mo nífẹ̀ẹ́ láti máa jẹ ẹ̀wà. Ẹ̀wà sì jẹ́ oúnjẹ kan tí àwọn onímọ̀lẹ̀ra máa ń gbà níyànjú láti ma jẹ nítorí ẹ̀wà ní àwọn èròjà kan tí ó máa ń bá àìsàn wọ́ya jà nínú ará ton pe ní àntioxidant. A sì ní o sí jẹ́ oúnjẹ kan tí ó máa ń dùn gidi gan tí ó sì jẹ́ oúnjẹ kan tí ó ṣòro láti sè. Ó jẹ́ oúnjẹ kan tí ó máa ń fún wa ní maa n fún ara ni okun àti agbára.

Bẹ́ẹ̀ni mo ní ìwà tó dára nígbà tí mo ń bá jẹun. Ìwà tó sì dára jù nígbà tí èyan bá n jẹun. Òun ni àkọ́kọ́ kí ẹyan má má sọ̀rọ̀ nígbà tí ẹyan bá n jẹun. Eléyì wà ni ara àwọn, ìwà tó dára nígbà tí ẹyan bá n jẹun. Ìyẹn kí ẹyan má má sọ̀rọ̀, kí ẹyan sì má má, kí ẹyan sì bomi sí tò, kí ẹyan bomi sí tò síi, kí ẹyan sì má má rẹ́rìn-ín, kí ẹyan sì má má dá sí ohùn tí ó kányàn nígbà tí ẹyan bá jẹun lọ́wọ́, kí ẹyan mọ sísun nígbà tí ẹyan bá jẹun. Wípé èyán ọ joko dáradára nigbati èyán ba n jẹun.

Tí lé bá tí ná bá ti lọ ilé kò kí n dún ayáfi tí ná bá wà tí ná bá ti lọ torí òkúnkun ò sí tó sì jẹ́ pé gbogbo àwọn èrọ tó wà nínú ilé kò ní ṣe é lò. Eleyii lò fa tó fi jẹ́ pé tí ná bá ti lọ inú ilé ò kí ń dún rárá ayáfi tí ná bá dé. Lo fi fá tí ọ̀pọ̀lọpọ̀ ilé fi ní ẹ̀rọ agbóòrún àbí ká ti fi ní ẹ̀rọ amúnáwá.

Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ta ní oúnjẹ ní ojú ọ̀nà wọ́n jẹ́ ẹ̀nikan tí wọ́n ta tí wọ́n bẹ̀rẹ̀ sí táǹta lójú ọ̀nà nítorí àwọn tí wọ́n ń rin ìrìn àjò, nítorí pé ti won bá ta àwọn àrírinajo bàn lọ, wọn ó rí nǹkan rájẹ̀ nígbà tí wọn bá ń rin ìrìn àjò. Elé yìí ló fa tí won fi ń ta oúnjẹ lẹ́bàá ọ̀nà láti pèsè oúnjẹ fún àwọn tí ń bá ń rin ìrìn àjò.

Èni jẹ́ ọjọ́ kan tí ẹ̀yan mọ̀ tí a, tí a wà tí a ò ní lọ ibi kankan, tó sì jẹ́ ọjọ́ kan tó jẹ́ pé nígbà tí ní ọjọ́, ní àwọn ọjọ́ yìí mi ò ní lọ sí ibi kankan ju pé keyan wà nílé lọ. Àwọn ọjọ́ ìsinmi, àwọn ọjọ́ ìsinmi bí mo ṣe máa ń lọ ọjọ́ ìsinmi òun ni pé mo máa ń lo ọ̀pọ̀lọpọ̀ àkọ́kọ́ pẹ̀lú àwọn ìdílé mi, àwọn mọ̀lẹ́bí mi, ẹbí ará ọ̀rẹ́ tó sì jẹ́ pé mo tún máa ń lo ọjọ́ yìí láti ṣeré ìdárayá.

Mo ma ń wọ ojúbojú fún wákàtí mẹ́ta nígbà mìíràn, nígbà mìíràn o sì máa ń jù báyìí lọ. Àmọ́ kírí yanyan, mo n wọ ojúbojú fún wákàtí mẹ́ta nítorí pe láti nítorí láti dáàbòbò ojú mi ni lọ́wọ́ oòrun àti láti dáàbòbò ẹyinjú mi lọ́wọ́ àwọn nǹkan tó lè fa kí ojú mi kí ó ní èsè.

Iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ láti má a ṣe ju òhun ni iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ báyìí tó jẹ́ pé iṣẹ́ yìí jẹ́ ìṣe kan tó jẹ́ ìṣẹ́ gbajúmọ̀. Ìṣẹ́ yìí sì ń ṣe láti tún ẹrọ ayélujára bí i ṣe àti ẹrọ ayárábiàsà tó sì jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan tí mo, ó jẹ́ iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ tó sì jẹ́ iṣẹ́ tí mo fẹ́ràn láti má a ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà dáradára.

Wọ́n ń gbà tọ́jú oúnjẹ kí ó lè pẹ́, ò ní pé ká ṣe oúnjẹ kí ó jiná dáradára, èyí tí a ò bá jẹ tán àbí èyí tí ó bá kú ká gbé sí i, èyí tó yẹ ká gbé sínú ẹ̀rọ amúǹkan tutù ká gbé sínú ẹ̀rọ amúǹkan tutù, èyí tó yẹ ká gbé sínú ẹ̀rọ amúǹkan gbóná ká gbé sínú ẹ̀rọ amúǹkan gbóná. Ọ̀nà yìí ni eyán ń gbà máa ń tọ́jú oúnjẹ kó ba lè pẹ́ dáradára.

Nínú ìmọ̀ràn tí mo gba tó jẹ́ òótọ́ oun nipe mo ní fẹ́ si láti mo láti mo láti mo fa orii mi fún ra mi, tó sì jẹ́ pé ìmọ̀ràn tí àwọn eyan nma gba mi ní pé kò dára fún yan láti má fàá orí eyan fún ra eyan kí èsì kò sí kẹ̀kẹ́ mẹ́jọ̀ pé ìyẹn lè ṣiṣẹ́ fi abẹ́ bu eyín ara èèyàn lórí lọ, tí mo náà sì mọ̀ bẹ́ẹ̀ àmọ́ n ò gba, nítorí pé mo máa ń sì máa ń fa orí fúnra mi, bá, bá fa orí ara mi fúnra mi torí òní.

Àtúnṣe ọkọ̀ ó jẹ́ ǹkan tí ó ṣe kókó, ó sì jẹ ǹkan tí ó ṣe pàtàkì nítorí pé àtúnṣe ọkọ̀ ó jẹ́ ǹkan tí ó máa ń gbà owó, àmọ́ alùpùpù, alùpùpù jẹ́ ǹkan tó jẹ pé kò kí n gbà owó, kò nílò owó púpọ̀ àmọ́ ẹ̀rọ ọkọ̀, onílò, àtúnṣe rẹ̀ máa ń nílò owó tó pọ̀. Alùpùpù kò nílò, owó díẹ̀ ni nítorí pé àwọn tí ẹ̀rọ alùpùpù ó ṣe é tún ṣe ní kíákíá, tó sì jẹ́ pé aa nílò owó tó pọ̀ láti tún alùpùpù ṣe.

Bẹ́ẹ̀ni mo ma n k'ọrin kẹ́lẹ́. Orin kẹ́lẹ́ jẹ́ orin kan tí ó dára púpọ̀ láti ma kọ, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ma ń kọ, ló ma ń kọ arufẹ orin yìí, tó sì jẹ́ pé èmi náà nífẹ̀ẹ́ láti ma kọ òkúùfé orin yìí, nítorí pé ó jẹ́ orin kan tó gbajúmọ̀ tí àwọn ayé, tí àwọn ayé sì fẹ́ gbọ́ ló fàá tí èmi náà fi nífẹ̀ẹ́ láti ma kọ ọ́.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni àárọ̀ kùtùkùtù. Àárọ̀ kùtùkùtù jẹ́ àkókò kan tí mo fẹ́ràn jù nínú ọjọ́ nítorí pé ní àárọ̀ kùtùkùtù yìí, gbogbo nǹkan yóò tutù mini mini tó sì jẹ́ pé ara èèyàn náà yóò ji pé pé, tí ó sì tuntun fún láti ṣiṣẹ́. Eléyìí ló fa tí mo fi like, tí mo fi fẹ́ràn àárọ̀ kùtùkùtù ni mo ń fẹ́ràn jù, ní àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́.

Ìwà ìṣòwò mi jẹ́ ìwà kan tí ó dára nítorí pé mo mọ òfin tó rọ̀ mọ́ gbogbo ìṣòwò ní ọ̀niranran, tó sì jẹ́ pé gbogbo àwọn ìwà ìṣòwò tí kò dára ni mi ò kín ń lo. Àkọ́kọ́ ni pé n ò kí n ta àwin fún yàn tí wọ ẹ̀yan tí wò ń lágbára láti tàá àwin tí wò ń lágbára láti tàá fún ìyàn, n ò kín tàá fún ìyàn. Wọn sì rí pé àwin mi, nyin tí mò ń tà fún àwọn ẹ̀yan láwìn kò pọ̀ ju ojú ọwọ́ tí mo fi tàjà lọ, tó sì jẹ́ pé mi ò jẹ́ kí n bá ọ̀rẹ́ àbí ọmọ ìyá dédì owó mi.

Bẹ́ẹ̀ni, mo mọ se yoga nítorí yoga jẹ́ ọ̀kan nínú àwọn eré ìdárayá tí ó gbajúmọ̀ tí àwọn èèyàn máa ń se, tó sì jẹ́ eré ìdárayá kan tí àwọn èèyàn ti má ń se láti fi ní ìlera tí ó péye. Ó sì jẹ́ èrè kan tí ó gbajúmọ̀ gidi gan, tó sì jẹ́ pé ó ní ìlànà tí wọ́n fi má ń gbà ṣé. Bẹ́ẹ̀ni mo máa ń ṣe yoga.

Aṣọ tí mo fẹ́ràn jù ní aṣọ tó fẹlẹ. N ò nífẹ̀ si aṣọ ìhòòhò, mo sì ní ìfẹ́ sí àwọn aṣọ ìbílẹ̀ Yorùbá, àwọn aṣọ tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá, àwọn aṣọ tó rọ̀ mọ́ ìtàn ìdílé wa. Àwọn irú àwọn aṣọ báyìí ni aṣọ tí mo fẹ́ràn, àmọ́ n ò fẹ́ràn àwọn aṣọ àjòjì, tàbí àwọn aṣọ kan tí ò ní ṣe pẹ̀lú àṣà Yorùbá àti ìṣe Yorùbá. N ò ní fẹ́ iru àwọn aṣọ báyìí.

Mọ se iṣẹ́ tó wúwo ó jẹ́ ǹkan tí kò dára tó bẹ́ẹ̀ gẹ, nítorí pé eléyìí lè fàá kí èèyàn dá ara èèyàn ní ìtàn àbí kí èèyàn dá ní ibi kan àbí kí èèyàn se ara rẹ̀ lése, ló fi fàá tó jẹ́ pé iṣẹ́ wúwo iṣẹ́ wúwo kò dára púpọ̀ láti mọ se. Ìjà tí àwọn iṣẹ́ tó dára ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà làwọn iṣẹ́ tó fẹ́lẹ́ nítorí pé àwọn eléyìí wọn ò ní ṣe ìjànbá fún ara.

Àṣà tí mo fẹ́ yí padà ni àwọn àṣà, àwọn àṣà kan tí a máa ń ṣe nílẹ̀ Yorùbá. Àṣà ìṣe òkú. Lẹ́yìn ìgbà tó òkú bá kú tán, tí a ó sì pa ẹran, tí a kóra wa jọ, tí a ó mu ojo, tamu aṣọ, tí a wa majo káàkiri. Eleyi jẹ́ àṣà kan tí kò dára, ṣé inú wa ń dùn ni, pé ẹni tí wà tó kù ṣé inú wa ndun pé ẹni wà tókù tí kú ni eléyìí ló fàá tí mo fi wò pé àṣà yìí tí mó bá ní agbára, àṣà yìí wà nínú àwọn àṣà tí nwo yí padà.

Mo fẹ́ràn ilé ìsẹ̀mbáyé. Ilé ìsẹ̀mbáyé jẹ́ ààyè kán, àwọn ilé kan tí wọ́n ti pẹ́, ti wọn si ní ìtàn lórí, tó ní óún ṣe pẹ̀lú ìpìlẹ̀ wá àti orírun wa, lo faà, tí mo fi fẹ́ràn àwọn ilé ìsẹ̀mbáyé. Nítorí ilé ìsẹ̀mbáyé yóò ní ǹkan tó lọ́ mọn ìtàn nínú, tí oríṣìíríṣìí ǹkan yóò ṣe wà ní ìdí rẹ̀.

Ó máà ń gbà tí mo fi mọ́ bí a mọ lè ran yẹn lọ́wọ́ àbí kí n kọ́ ọ̀, n ò ní pé n ó bèrè irú ìṣòro tí ẹni náà ní tó bá sì jẹ́ ìṣòro tí mọ lágbára láti tàn nìí, n ó ran ẹni náà lọ́wọ́. A mo ti n bá rí pé ìṣòro tí o jù agbára mi lọ nii, n ó fún ni ìmọ̀ràn n ó sifun ni ìgbìyànjú tàbí kí n tún júwe àwọn ibi tí o lè lò láti wá ojutu sí ìṣòro rẹ̀ fún. Elẹ́yìí ni ọ̀nà tí mọ máa ń gbà fún àwọn ẹyan ni ìmọ̀ràn.

Tí wọ́n ma ń wà nínú òṣìṣẹ́ tuntun oun ni pé kí òṣìṣẹ́ tuntun kó jẹ́ ẹni tí ó ní òótọ́, kó sì ma jẹ ẹni tí ó máa ń ṣe ọ̀lẹ, kó je ẹni ti o ni ooto má jẹ ẹni tí ó máa ń ṣe ṣàṣà, kó sì jẹ ẹni tí máa ń tetẹ̀ dé ibi iṣẹ́, àwọn nǹkan kó sì jẹ ẹni tó nífẹ̀ẹ́ àwọn akẹgbẹ́ rẹ̀ àti ilé iṣẹ́ wá, àwọn nǹkan wọ̀nyí ni àwọn nǹkan tí mo ń wà nínú òṣìṣẹ́ tuntun.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn irin òkè. Irin òkè jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí gidi gan, nítorí pé irin òkè yìí ó jẹ́ ọ̀nà láti gba ẹsẹ̀ eré ìdárayá, tó sì jẹ́ ọ̀nà kan tí àwọn onímọ̀ ilẹ̀ ìmọ̀ ìlera kan sọ fún wa láti máa ṣìlò láti fi ṣeré ìdárayá. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn irin oke, to si je pe irin oke yi ni mo ma n rin nigbati mo ba fe se ere ìdárayá dáradára. Bẹ́ẹ̀ni, irin òkè dára.

Ọ̀nà ti mo máa ń gba dáàbò bo àwọn ààyè ìkọ̀kọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì, òun ni pé mo máa ń kó àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan ààyè ìkọ̀kọ̀ mi sí, mo ma ń ríi pé mo lò password tí ó le, tí ó sòro, tí ó sòro láti ronú sí, mo ma ń lò ní password tí mo sì mọ̀ fi ń ti àwọn ààyè ìkọ̀kọ̀ mi. Eléyìí ni ọ̀nà tí mo máa ń gba dáàbò bo àwọn ààyè ìkọ̀kọ̀ mi lórí ẹ̀rọ ayélujára.

Ẹ̀mí mi balẹ̀ ni ìgbà tí mo parí iṣẹ́ tí mo ṣe ní oṣù yìí tí mo sì gba owó ńláńlá níbẹ̀ nígbà yìí, ẹ̀mí mi balẹ̀ tí mo sì rò pé mo nílò láti sinmi. Ó sì jẹ pé láti ìgbà tí a ti ń sọ èyí, kò sí nǹkan tí ó máa ń jà mí láyà mọ́. Yálà, àwọn ènìyàn fẹ́ bá mi, wọ́n ń bá mi fá wàhálà ní, a yálà wọ́n tọ̀ mí ni, yálà wọ́n tọ̀ yàn ni, ẹ̀mí mi máa n balẹ̀ láti ìgbà yẹn náà.

Mọ̀ ko n rántí ní àkókò ọjọ́ oni láti ṣe àwọn láti kọ àwọn tí mo fẹ́ ṣe kalẹ̀ tó sì jẹ́ pé ọdọọ ojojúmọ́ ni mo ń se àwọn kíní yìí nígbàtí mo sì bẹ̀rẹ̀ ni mo bẹ̀rẹ̀ ní ọdún mẹ́wàá sẹ́yìn láti máa kọ àwọn nǹkan tí mo fẹ́ ṣe lo lọ kalẹ̀ tí e lèyi sì máa fún mi ní ìrántí àkókò ọjọ́ wípé àkókò ti di báyìí losoro pé eléyìí yo sì ràn mí lọ́wọ́ láti tètè ṣe ohun tó yẹ kí n ṣe kí ọjọ́ tó lọ.

Ẹ̀wà jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn gidi gan, tí ó sì jẹ́ pé tí mo bá fẹ́ se ẹ̀wà, eyan ní dí àwọn èròjà, eyan ní dí ẹwà, eyan sì ní dí maggi, eyan ní dí ata, eyan ní dí epo, ìyẹ́n tí eyan bá gbómi kaná tó omí bá ti hó, eyan ó da èwà sí, tí ó sì gé àlùbọ́sà sí, lẹ́yìn ìgbà tí eyan bá se e fún bí i wákàtí kan, yóò ti rọ̀, eyan nílò láti fi ata àti epo àti iyọ̀ si tí yóò sì se kó pepe díẹ̀ lẹ́yìn ìgbà yí óúnjẹ bá delẹ̀.

Díro nti ń fi pa mọ́ jù, òhun ni àṣà àti ìṣe ilé wa àti àwọn ohun ọ̀nà tí a máa ń gbà tọ́jú àwọn èèyàn àti oko àwọn nǹkan wọ̀nyí tí a máa ń lò láti fi ṣe àwọn ìtọ́jú. Òhun ni nǹkan tí ìdílé mi ń pa mọ́ jùlọ tí ó sì jẹ́ pé wọn ò fẹ́ kó bọ́ síta. A máa lọ̀rí tẹmi gbogbo ìrẹ̀ ni wọ́n fún ní ohun kan tó ní ṣe pẹ̀lú ìdílé wa.